Àwòrán ní ara ilé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún àwọn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹni kan mi ò fi bẹ́ẹ̀ ni ìfẹ́ àwòrán ní ara ilé. Àmọ́dé mo mọ bí wọ́n ṣe ń ka. Ìgbà mélòó ni a fi ń ká àwòrán ara ilé. Mo ní, e, oríṣiríṣi ìrírí nípa àwòrán ara ilé tí mo sì máa ń ṣe dáadáa. Ni ọdún bí ọdún mokànlá sí méjìlá sí ẹ́yìn, bàbá mi ó gba iṣẹ́ contract àwọn NGO kan tí wọ́n ṣe omi sí àwọn ilé tó káàkiri ní ọ̀dọ̀ wa. Wọ́n wá fẹ́ fi àwòrán sí ara àwọn iṣẹ́ tí wọ́n ṣe náà ní gbogbo àwọn agbègbè yìí ni wọ́n bá gbé iṣẹ́ yìí fún wa. Ó jẹ́ ẹyin tí a ṣe ní ọ̀pọ̀lọpọ̀ tá gbé oríṣiríṣi èèyàn ju tá ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́. Nígbà yìí ni mo rántí pé, "Á, bàbá mi hustler nítorí pé kò yẹ kí a gba iṣẹ́ náà torí kì í ṣe iṣẹ́ wa. Ó yẹ ká wá àwọn artist tó jẹ́ pé àwòrán ni iṣẹ́ titi wọn ní yíyà." Àmọ́ bàbá mi lárí mọ pé òun ń ṣe fún rara òun nì nítorí pé òun ò rí ǹkan tí ó pọ̀ jọjọ ní ara àwòrán yìí. Bàbá mi ṣe níyì, kì í gbọ́, kì í gbà ni. Nígbà náà tí mo bá ń fún un ní àdìmọ̀ pé má jẹ ká ṣe báyìí, jẹ́ ká ṣe báyìí, kò ní gbọ́. Yóò mọ̀ ṣe pé òun ní iriri ní ìpa ẹyin tí òun ń ṣe ni pé iṣẹ́ ọ̀jọ̀ọ̀tọ́ òun ni tọ́. Mo ṣàdákẹ́, mò ń wò títí títí tá fi bẹ̀rẹ̀ iṣẹ́ náà. A ṣe é fún bí ọ̀sẹ̀ mẹ́ta níǹtó yẹ ká fi ọ̀sẹ̀ kan ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ọ̀dà wa yóò tán. Ìgbà mìíràn paper tí a fi ń ṣe àwòrán náà yóò ya. A ṣa ṣe ìgbà mìíràn sì ni a kún díẹ̀, tí wọ́n bá ti ṣe kún díẹ̀, yóò gbẹ́ díẹ̀. Tí wọ́n bá ti gbẹ́, a tún nílò láti dúró kó gbẹ́ dáadáa kí a tó lè gbé ọ̀dà mìíràn lé fún un. Nitori naa eléyìí jẹ́ kí ó gbà wá ní àkókò púpọ̀. Àbí ṣe ìgbà tí bàbá mi gba iṣẹ́ àwòrán láti yà sí orí táǹkì Unilever tó tóbi. Táǹkì tó jẹ́ pé ó ga ní ìga, ìyẹn ṣé ọ̀pọ̀lọpọ̀ thousand tó jẹ́ pé ẹ gbẹ́rẹ́ high tank ni. Bàbá mi lárí mọ náà pé níṣẹ́ òun ó kun. Ó sì kún lóòótọ́. Ó gba àwọn èèyàn tí pé kí wọ́n kùn. Láwọn èèyàn lé ìdán sì kùn tí wọ́n ń kùn ní àrídájú. Títí di ọ̀la bàbá mi ò gba owó rẹ̀ pé lọ́wọ́ contractor tí ó gba iṣẹ́ náà. Iṣẹ́ náà sá à jẹ́ pàtọ́wọ́dọ́wọ́ ẹlẹ́kẹta kí wọn tó rí ẹni tó máa kùn nítorí pé Alhaji Ola Toyinbo tí ó gba iṣẹ́ náà gangan fúnra rẹ̀ kò mọ̀ ń pa ǹkan kíkún, ó kàn gbà á ni nítorí pé ó mọ̀ bàbá mi. Lẹ́yìn tó gbà tán ó gbe fún bàbá mi, bàbá mi náà ò mọ̀ ǹkan nípa kíkún dáadáa. Bàbá mi ná ṣẹ́ tí wọ́n lọ gbe fún àwọn tí wọ́n mọ̀ nípa ǹkan kíkún. Nitori naa, eléyìí ló wá jẹ́ kí Alhaji Ola Toyinbo kó mọ̀ fún bàbá mi ní owó rẹ̀ pé. Nígbà náà lọ́hùn, Alhaji Ola Toyinbo jẹ gbèsè. Ó wá ní kí bàbá mi gba ilẹ̀ kí ó fi dì àmọ́ kí bàbá mi mú owó díẹ̀ wá. Bàbá mi wọ́n ń ronú pé ṣé kóun fi owó yìí lẹ̀ lẹ́nu kan dé. Eyín tí ó jẹ́ kí bàbá mi ra ilẹ̀ yìí nìyẹn torí ó ń ro ra àti kó owó lẹ̀. Eléyìí dè jẹ́ ìdíwọ́ fún ẹni tó fẹ́ rà kò padà wá rí rà lẹ́nu kan dé. Ó lù zẹ owó yẹn, óò dè ló zẹ ilẹ̀ náà nítorí Alhaji náà ò padà fún un ní owó kankan. Àmọ́ ká má fi, ká má fi fa ọ̀rọ̀ tí ó pọ̀ gan. Mo kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ láti ibẹ̀. Ànfàani yẹn lélè yìí kò bá wọ́ ti ju ten million naira nísìnyí nítorí pé ilẹ̀ ibi tí à ń sọ yìí ó ti di olówó rọ̀gùrọ̀gù tó jẹ́ wípé àwọn èèyàn ń wá káàni. Kò dàbí àwọn agbègbè bí i agbègbè wa ní ìlú òní yìí. Ilẹ̀ ibẹ̀ nísìnyí ó ti di ẹyin tí àwọn èèyàn ń wá káàkiri. Àmọ́ bàbá mi, ó ti fi ayọ̀ fọ́. Kò dà bàbá mi gangan fúnra rẹ̀ tí ó bá ní irú ilẹ̀ bá òun ní ìsìn tó bá dà, yóò fi ra ibi tí ó bá wù ú tí ó ṣì lè fi kọ́ sọ́ọ̀bù sí ní ààyè tí ó tún wù ú gan ni. Àmọ́ ṣá, mo ṣà ní ìgbàgbọ́ wípé gbogbo rẹ̀ ni ò sí dára. Owó tó wà lọ́wọ́ mi yìí nísìnyí bóyá kí n sì wá lọ fi ra táyà sí ẹnu ọkọ̀ mi torí ọkọ̀ mi ti nà.

Gbogbo oníṣòwò láyé ló gbọ́dọ̀ ṣe ìtọ́jú ọjà rẹ dáadáa nítorí pé ibi tí a ti ń ṣe òun ni ibi tí a ti ń jẹ. Gẹ́gẹ́ bí àwọn ègùn ṣe máa sọ pé "ìṣe ya, ìṣe ya, ọmọ ogun ìṣe ya, eléèdúmáre rí iṣẹ́ máa yá wu, èé ìṣe ya, ọmọ rere kì í sá ṣẹ́, ọmọ ogun kì í ṣọlẹ, ẹ bẹ̀rẹ̀ ẹ gbẹ́rù o, Ọlọ́run ń bẹ̀ ẹ́ fún wa. Ẹ̀tẹ̀ ràá mọ́ṣẹ́ o, ìṣe ya, ọmọ ogun ìṣe ya". Ara iṣẹ́ ṣíṣe òun ni ìtọ́jú àwọn ọjà ni ó jẹ́. Ni gbogbo ìgbà tí a bá dé ìsọ̀ wa ká rí pé, a rí pé gbogbo àyíká wa ó mọ́ tónítóní. Àìmọ́ye ìgbà ni mo ti lọ sí ibi tí wọ́n ti ń ta àwọn ǹkan oúnjẹ bí ìrẹsì tútù, spaghetti tútù, àwọn ǹkan tútù tó jẹ́ pé gbogbo iwájú ọ̀dọ̀ wọn gọ́tà ni tí ó ṣi run jọjọ, tí èmi ó yè bí ó sì gbé mi ni mí ṣe ẹ́ alé lọ bẹ̀. Mo rántí ọjọ́ kan ní ọjà tuntun tí mo fẹ́ ra àwọn ǹkan oúnjẹ sílé emi àti ìyàwó mi, bí mo ṣe ń dé bẹ̀ ni mo ti rí pé náà àwọn pipu yìí wọ́n ní ọjà rọ̀gùrọ̀gú àmọ́ wọ́n ò tọ́jú ọjà wọn, wọ́n ò tọ́jú ẹnu ọ̀nà wọn. Ogún ẹ̀rùn ni ju àárọ̀ kò ṣe é dúró sí i. Mo bá wò pé tọ́, ibi báyìí mi ò ní lè dúró síbẹ̀, màá yá kára aṣọ, màá, màá pọ́kàjà, màá lọ ra ọjà ní ibòmíràn. So gbogbo ìwà yìí ni èmi ò ní nípa ọjà tèmi. Mo rí ní àrídájú pé mo tọ́jú ọjà tèmi dáradára. Mo jẹ́ kí àwọn oníbàárà mi kí wọ́n lè fi ara wọn balẹ̀, kí wọ́n lè jókòó, kí wọ́n lè fi ọwọ́ kan ọjà kí wọ́n rí pé kò sí dust ní ara e rara. Fún ìdí èyí mo gba ọmọṣẹ́ tí a máa bá mi nu gbogbo ọjà táa máa jẹ́ kí gbogbo àyíká ọjà mi kí ó mọ́ tónítóní. Àti kékeré ni mo ti ń rí ìrísí yìí. Ó ní ọmọ íbò kan tí ó ń ta ìrẹsì àti ẹ̀wà tútù ní ọ̀dọ̀ wa nígbà náà. Gbogbo ìgbà tí ẹ bá dé sọ́ọ̀bù ìyá Bàṣírá ni ẹ̀ rí pé àwọn rice àbí ǹkan kan ni ó ti dá lẹ̀ tí wọ́n ò tí gba àbí kí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ti dà sí orí tábìlì tí wọ́n ti ń tajà. Àmọ́ tí ẹ bá dé ọ̀dọ̀ àwọn ọmọ íbò yìí kíá, wọ́n ti gbá gbogbo ewu, gbogbo oju ibe ló ti mọ́ tónítóní tí ẹ ní rí ìdẹ̀tí kankan ní ibẹ̀. Àmọ́ mo sá à wá ń fi ọkàn ba lọ pé tọ́, kí ló lè máa ṣẹlẹ̀? Kí ló lè máa fa irú kùdìẹ̀kùdìẹ yìí? Àṣé ọ̀lẹ tó máa ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́jà ní àmúù ni ó ń jẹ́ kí wọ́n lè ṣe ìmọ́tótó ọjà wọn. Mo bá sọ fún ra mi pé, tọ́ tèmi náà bá fẹ́ máa tajà o. Bí ọmọ íbò yìí bó ṣe máa ń tọ́jú ìsọ̀ rẹ̀ tí gbogbo rẹ̀ ó mọ́ rekereke, òun lè mi náà mọ́ tọ́jú ìsọ̀ mi. Mo sì gbìyànjú láti máa ṣe é tí Ọlọ́run sì fún mi ní oore ò fẹ́ pé mo rí i ṣe. Tí ẹ bá dé ìsọ̀ mi kó dà amúnútutù wà níbẹ̀ tó jẹ́ pé ẹ gbogbo àwọn oníbàárà tó bá wá bẹ̀ ni ara wọn ó mọ́ tútù yẹn tí wọ́n bá ṣe wọlé nítorí bí a ṣe tọ́jú ibẹ̀ kó da. Kọ́'maa fẹ́ ra ǹkan kan gan, ó fẹ́ jókòó láti gba amúnútutù sí ara. So eléyìí jẹ́ ǹkan tí mo ti ń gba ní èrò tí mo dẹ̀ ti ń fi sí àwọn ìlú àsè mi àti ìṣesí mi láti ilẹ̀ nítorí pé mo ti rí ìfẹ́ nínú kí a máa ta ọjà ní ibi tí ó jẹ́ ìmọ́tótó tí a ti ṣe ìtọ́jú rẹ̀ dáadáa. Nígbà tí mò ń ta pépà ni mo ti mọ bí ìtọ́jú sọ́ọ̀bù ṣe gbọdọ̀ rí. Nígbà tí à ń ta pépà ní ìgbà náà lọ́hùn-ún tí àwọn pépà wa ò bá mọ́, àwọn ènìyàn ó máa sọ fún wa pé àwọn pépà yìí ò mọ ká ni ẹnu mọ́ ṣéènì. So ká rí ní àrídájú pé à ń dust gbogbo pépà wa ní òre kóòrè pé kò sí ìdẹ̀tí níbẹ̀ àbí a gbìyànjú láti fi bí á bí lẹ́dà ká fi wé àbí ká wa inú páálí kan ká kó sí í kí ìdẹ̀tí mọ́ bá kó sínú rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ envelope ni a pàdánù nítorí ìdọ̀tí, torí pé tí ìdọ̀tí bá ti ba white envelope kò sí ibi ẹṣẹ fẹ́ ṣe, àwọn ènìyàn ni fẹ́ rà á. So a sáà rí pé a ṣe ìgbìyànjú lórísìíríṣìí. Mo ṣẹ̀ tún rántí àwọn envelope tí mo máa ń ta nígbà náà ni màá sọ fún bàbá mi pé kó bá mi ra àpò kan àbí páálí kan wá. Nínú páálí yìí náà ni màá ti ta, tí màá sì fi rí èrè tèmi. Nígbà mìíràn mo lè ta páálí méjì, mo lè ta páálí mẹ́ta especially tí àsìkò àjọ̀dún àwọn Kérésìmesì àti àwọn oríṣìíríṣìí àwọn ọdún tí àwọn ṣẹ̀lẹ̀ maa ń ṣe tó bá ti súnmọ́. So gbogbo ìgbà yẹn ni mo máa ń rí páálì àwọn envelope yìí tà dáadáa tí mo sì máa ń rí àwọn èrè nítorí tí.

Ó ní ọjà tí wọ́n ti ń ta gbogbo ohun èlò tí mo bá fẹ́ lò. So èmi kì í ṣe ìdàmú púpọ̀ nítorí pé àwọn ọjà á wà tí àwọn èèyàn tí ń ta gbogbo nǹkan ohun èlò tí mi ò bá à fẹ́ lò fún nǹkan kíǹkan tí mi ò bá à fẹ́ ṣe. Àmọ́ dé, èmi ò kí ń ṣe àwọn nǹkan tí kò ṣeé rí àbí tí ò ṣeé mú yan gàn láwùjọ. Bí ká mọ ní à ń wá orí eku, orí ẹja, orí ológbò, èmi kì í wá irú àwọn nǹkan báwun mi í ń ṣe àwọn ìpìnsè irú nǹkan báwun. Mo máa ń ri ní àrídájú pé ohun tí, eh, mo lè rán èèyàn ni ohun tí màá ti ọwọ́ mi bọ̀. Àmọ́ ó ṣe ni lá àánú púpọ̀ nítorí ìròyìn tí mo gbọ́ ní èní yìí. Ẹnìkan tí ó mọ ohun èlò pèsè dáadáa ni mo gbọ́ pé ó pàdánù ẹ̀mi rẹ̀ níbi ìjàmbá ọkọ̀ kan tí ó ṣẹlẹ̀ ní ìlọrin ní èní. Wọ́n ní arábìnrin náà bó ṣe fẹ́ wọ e tí tì ni ó ọkọ̀ọ rẹ̀ sì fò ó sì ré nà ní ẹ̀ kan náà. Ọlọ́run ló yọ gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀gbà títì náà, wọn ò bá pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ náà. So gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí, gẹ́gẹ́ bí arákùnrin tí ó gbá fẹ́, tí ó mòye, tí ó mọ ojú, tí ó mọ ara. Mo jẹ́ kí ó yé àwọn èèyàn pé kò sí ohun tí ẹ fẹ́ ṣe tí ẹ ò ní rí elénìní, tí ẹ ò ní rí àwọn èèyàn tí ó mọ wò wípé tọ̀. Ṣé ìwọ nìkan ni, ṣé ìwọ nìkan ni Ọlọ́run dá ilé ayé fún ni tí ó fi ń hu ìwà báyìí? Wọn ò sì ní rán tí wípé tọ̀. Mo ti fi ọdún méjì gbáko tí mo fi lọ sí ilé ìwé tí mo fi ń ṣe iṣẹ́ takuntakun tí mo ń ná owó tí mo gbé ọkọ̀ sí ìyàwó mi ní ìdí pé kí ó mọ lòó, tí mo sì tún ń jẹ́ kí inú ilé dára ní ẹ kó tí mo dọ́ṣọ̀. Mo rí àwọn, à, eh, ìrírí kan ní ìsìn yí tí ó yà mí lẹ́nu púpọ̀. Ó dàbí ń pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ajọ ń gbé ní inú ilé wa yìí ni wọ́n fẹ́ràn mi. Àmọ́ wọǹ mọ bí wọ́n ó ṣe kọnu sí mi láti bá mi sọ̀rọ̀ pé tọ̀. "Mo like bí ẹ ṣe ń live life yín, mo admire yín, mo dẹ̀ fẹ́ adore yín. Mo fẹ́ràn bí ẹ ṣe ń ṣe ìtọ́jú ilé yín tí ẹ ṣe ń provide fún ìyàwó yín àti àwọn ọmọ yín." Èmi gẹ́gẹ́ bí ẹnì kan mi ò ń ṣe èèyàn tí Ọlọ́run fi ilé ayé kó le koko ko mọ́. Láti ìgbà tí mo ti kéré ni mo ti mọ ń mọ̀ pí tọ̀. Ọlọ́run ń ṣí ọ̀nà ni ó-- lánàá fún mi. Lóòótọ́ mo ri pé gbogbo ẹ̀ dí o. Àmọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ pẹ̀lú ìwà àwọn òbí mi àti ìwà mi àti àdúrà tí a máa ń ṣe àti oríṣiríṣi ìfà tí àwọn èèyàn ti kó wa ní ayé. Ọlọ́run fi ata rẹ̀, ó fi ṣàánú àwọn òbí mi láti ara àwọn ọmọ rẹ̀. Àbúrò mi nìyẹn, òun ló lọ resume iṣẹ́ two fifty thousand ní oṣù tí ó sì tún ní side hustle one fifty thousand míì tí ó ń gbà. Tó jẹ́ pé ní oṣù kan ó ń gbà bí four hundred thousand naira. Èmi náà ni mo ní side hustle tó pọ̀ ní ọ̀pọ̀ yanturu yìí ní báyìí. Bó ti ẹ́ jẹ́ pé àwọn àsìkò kan wà tí àwọn nǹkan ríyí bírí bá kan, àmọ́ ṣá, Ọlọ́run tún ti gba àkóso, ó sì tún jẹ́ kí àwọn nǹkan tún máa rọrùn díẹ̀ díẹ̀. O, ìwọ̀nba owó díẹ̀ náà ni ẹ̀dá fẹ́ need láti fi wà stable láti lè move ahead ní life. Kí Ọlọ́run kàn ṣáà ṣé kí èèyàn ní one stable àbí one good source of revenue tó jẹ́ pé owó a máa gbabẹ̀ wọlé steadily. So from there èèyàn á lè máa mọ̀ pêé tọ̀. To bá ṣe òwò báyìí, wàá rí iye báyìí. Tó bá ṣe eléyìí, wà á rí ye báyìí. Èèyàn á lè ṣe àwọn òwò yẹn ní ọ̀pọ̀ yanturu. Oríṣiríṣi ìgbàlérò ló ti wá sí ọ̀kan mi pẹ̀lú oríṣiríṣi ìrírí tí mo ti rí lẹ́nu mọ ọdún mẹ́ta yìí. Mi ò kàn mọ bí mo ti ẹ̀ ṣe fẹ́ gbe gbà ni. Àmọ́ dé, àwọn igi kan máa ń ré lura wọn. Óṣè yẹn ni Yorùbá sì ní tòkè ni ka kọ́ ọ́ mọ yọ kúrò. So mo fẹ́ yọ àwọn tìtì tòkè kúrò náà kí n lè bá rí ọ̀kan. Lára àwọn ti ti tòkè tí mo sì fẹ́ yọ òun ni pé kí n kọ́kọ́ san owó arákùnrin yìí tí n bá ti san owó rẹ̀ tán kí n múra sí pé mo fẹ́ rẹ́ ọ̀dọ̀ mi. Tí n bá tiẹ̀ ti wá rẹ tán kí n wá mọ dá owó jọ ní ìdá owó jọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ òwò tí n bá tiẹ̀ ti rí bó yá bí i five million. Hẹhẹn, màá mọ̀ pé tọ̀. Ó ti, ó ti ń lọ bí ó ṣe yẹ kó lọ. Àmọ́ ṣá, mo ṣáà fẹ́ jẹ́ kó jẹ́ pé kí ọdún yìí tó ṣẹ́ po kótódi pé ó dé, àárínn mo ti ṣe ètò rí rẹ́ kalẹ̀ tán. Mo tẹ̀ ti ṣe tán. Kíyá mo ti ra sìmẹ́ǹtì, mo ti ṣe gbogbo ẹ̀ gan tán. Àfi tá à bá wá ń.

Èmi ò ní iṣẹ́ gbogbo nì ṣe kankan torí wípé, èmi Ọlọ́run ni mo gbá ara lé, ni mo fi ọkàn tẹ́, ni ó mọ̀ ń ṣe jíjẹ mímu àti rírà àti níná mi. Mi ò ní iṣẹ́ gbogbo ni ṣe kankan. Ọlọ́run ni ó ń bọ̀ mi, Ọlọ́run sì ni ó ń tọ́ mi. So, àm dé, mo ní oríṣiríṣi ìgbìyànjú tí mo máa ń gbà ní orílé-ayé nítorí ọmọkùnrin ò gbọdọ̀ jókòó sí ojú kan. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń kà fún yin pé ní ilẹ̀ òògùn tí mo ti má ń, tí mo ti lọ sí ilé ìwé, wọ́n máa ń sọ fún wa láàárọ̀ láàárọ̀ tí a bá ti jí, pé tí a bá ti jí ò, ǹkan àkọ́kọ́ ta gbọdọ̀ máa sọ ni pé iṣẹ́ ya, iṣẹ́ ya, ọmọ òògùn iṣẹ́ ya. Elédùmarè ṣẹ́ máa yà ó, ẹ iṣẹ́ ya. Ọmọ rere kì í ṣáṣẹ́, ọmọ òògùn kì í ṣọ̀lẹ. Ẹ bẹ̀rẹ̀ gbẹ́rù o, ẹgbẹ́ Ọlọ́run n bẹ fún wa, tẹ ra mọ́ṣẹ́ o, iṣẹ́ ya, ọmọ òògùn iṣẹ́ ya. Ẹni bá ti tẹ ra mọ́ṣẹ́, ọ tó ti gbé ẹrù rẹ̀, Ọlọ́run ò bá à fi ọwọ́ kun án, yóò jẹ́ kí ó dé orí. Àìmọye ènìyàn ni wọ́n ń ṣe oríṣiríṣi ǹkan tí wọ́n fi ọwọ́ wọn rà àwọn property tó jẹ́ pé ó lè kí n ka. Àwọn property tó jẹ́ pé owó ńlá ńlá, owó ribiribi ni àwọn ènìyàn fi dè mọ́lẹ̀ láwọn ọjọ́ tó ti pẹ́ sẹ́yìn. Tí ó wá jẹ́ pé ní ìsìn yìí àwọn ènìyàn ń rà, tí wọ́n ń tún un ṣe, tí wọ́n ń tún kọ́, tí wọ́n ń sọ ọ́ di àwọn ilé ńlá. Àìmọ́ye lé ló wà fún títa káàkiri káàkiri ìgboro tí àwọn ènìyàn fẹ́ sọ̀ọ́ lẹ̀ tí, yóò sì dá kí àwọn ènìyàn kó sí ibẹ̀. Àmọ́dé, èmi o gẹ́gẹ́ bí ẹni kan mo nígbàgbọ́ pé ní ọjọ́ kan, ọjọ́ kan Ọlọ́run máa ṣe owó tí mo, irú owó tí mo fẹ́ tí màá fi lè parí ilé mi. Àmọ́ báyìí, ẹ́, ìrọrí iṣẹ́ ìgbóǹṣe tí mo lè lò òun ni pé bóyá mo ní olúgbòǹun tí mo lè fi lọ sí Central Bank lọ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ pẹ́ to ẹ kó one fifty billion sí account mi kí ẹ sì máa wá ìdí bí mo ṣe náà àbí ibi tó gbà wọ́lé. Tó bá jẹ́ pé irú iṣẹ́ báyẹn wà tí mo lè lò, ẹ lè fún mi ní irú yẹn kí n mọ̀ pé ẹ̀kan náà báyìí máa di olówó láàárín oṣù mélòó kan. Màá ti rí oríṣiríṣi ilé iṣẹ́ tí wọn ò mọ ṣiṣẹ́ fún mi. Èmi gẹ́gẹ́ bí ẹ̀dá alààyè kan, màá rí pé mo ṣe ìgbìyànjú lóri bí wọ́n ṣe ń ṣe pánẹ́ẹ̀lì àti àwọn kíni inú mọ̀nàmọ́ná yìí kó lè bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ inú àwa ènìyàn ní Nàìjíríà a lè máa generate iná ara wa fún wa since tí solar energy ti wà. Àń gẹ́gẹ́ bí Elon Musk ṣe sọ, ó ní energy wípé òòrùn gangan òun ni source energy gbogbo yìí tó kò tí à ń lò àkan tánra wa ni. So nígbà tí a bá ní adúró òòrùn yìí ní northern part of Nigeria tí ó ń mọ́lẹ̀ sí wa ní ojoojúmọ́ tí àwa tún lè generate iná tó tó a lò, ó jẹ́ ǹkan tó, tó ba mi ní ọ̀kan jẹ́ púpọ̀. So, à, ẹni tí èmi ti rí ò ní pé a need láti kọ́kọ́ mọ bí wọ́n ṣe ń build àwọn lithium essential batteries yẹn. Tí a bá ti lè mọ bí wọ́n ṣe ń build àwọn batteries yẹn dáadáa, kò ní sí wàhálà kankan nípa generation of iná. Ẹni tó bá fi lè mú ènìyàn lè build battery tó tó irú lé yìí ta dè mọ̀ pé a ní lithium káàkiri ní Nigeria, ìta àwọn ọmọ China wọ́n ń jíko. Ẹni tó bá fi lè mú àwọn build irú battery tó tó irú lé yìí, tí ẹ̀yin wá build mọ́kànlá méjìlá fifty irú rẹ̀ fún state yìí, kò sí bó ṣe fẹ́ rí, ẹ́, òòrùn tí ta bá ń ṣe pánẹ́ẹ̀lì, ta kó pánẹ́ẹ̀lì bá mú sí inú àwọn ibú kìjikìji tí a ní káàkiri tí kò sí ǹkan kan tí wọ́n ń ṣe níbẹ̀. Ta dè tẹ́ẹ̀sì àwọn pánẹ́ẹ̀lì yìí ta rí pé òun ò gbé iná jáde. Ta dè gbé iná yìí lé ara àwọn battery. Ta dè fi battery yìí supply gbogbo ìlú. Gbogbo ibi tí a bá fi supply kò sí bó ṣe fẹ́ rí iná mọ́ dé ọ̀dọ̀ wọn wákàtí mẹ́rìnlélógún, ọjọ́ méje ni. A sì mọ̀ pé tó, tó bá di àsìkò òjò ó, kíni yìí ó máa lọ lè ó. Láṣìkò òjò sì ni iná mọ̀nàmọ́ná olómi yóò sì mọ ṣiṣẹ́ torí odò ó kún dáadáa. So kí wá ní wàhálà wa kíni tá ń bá ká. Ta bá dẹ̀ fẹ́ ṣe, ẹ́, ẹ́, kí ni wọ́n ń pè, urbanization gbogbo city wa, a rí pé kò sí wáyà òkè mọ́. Gbogbo wáyà a mọ̀ sọ́ di tó nílẹ̀ ní pẹrẹú pẹrẹú tí a sì rí pé gbogbo àwọn naked wire tí à ń lò láti fi pass iná láti ìyè jọ ìwà a sọ́ di àwọn covered wire tí wọ́n wà nínú pipe káàkiri àwọn estate kí.

Bẹ́ẹ̀ni, WiFi mi yàtọ̀. Mo ṣe ra WiFi tuntun sí ilé mi ní ọ̀sẹ̀ tó kọjá ni. Kódà ọ̀sẹ̀ yìí ni, èní yìí ni ó pé ijokeerin tí mo bẹ̀rẹ̀ sí ń lò. Òun náà ni mo fi ń sọ ọ̀rọ tí mò ń sọ yìí, mo sì gbádùn rẹ̀. Àwọn èèyàn ni ó introduce mi sí Airtel ODU router. ODU router yìí ló fún mi ní WiFi tí mò ń lò báyìí. Unlimited ni wọ́n pè é ní oṣooṣù tí èèyàn bá ti ṣe subscription sí. Àmọ́dé o, mi ò tí mọ̀ bí màá ṣe renew subscription mi, àmọ́ màá lọ sí ọ́fíìsì Airtel láti lọ ṣe ìbéèrè tó tọ́ àti tó yẹ lórí bí màá ṣe máa ṣe renewal. Torí mi ò fẹ́ situation tó jẹ́ pé kò wá ní ṣiṣẹ́ àbí tí yóò di pé network mi ń lọ. Báyìí ní sin, màá ṣe ìtọ́jú ẹgbẹ̀rún mẹ́ẹ̀dọ́gbọ̀n tí mo bá ti rí owó gbà. Bóyá, eh, eh, màá wo date rẹ̀, màá kọ́ kalẹ̀, tó bá ti ń kú bí ijó mẹ́rin sí márùn-ún ti ìjọ náà ni màá ti máa gbaradì àti lọ ṣe renewal rẹ̀. Ó ti ẹ̀ wá yẹ kí n bére lọ́wọ́ ọ̀rẹ́ mi tí a jọ lọ ra pé báwo ni títí ẹ náà ṣeṣe. Nítorí pé mò ń gbádùn rẹ̀ tẹ̀mi gidigidi gan ni. Kódà gbogbo ìgbà ni mo máa ń lò ó, sì iná dẹ́wàá ní ara, ara rẹ̀. So, eh, mi ò ní, eh, problem kankan pẹ̀lú router tẹ̀mi. Mò ń gbádùn rẹ̀, network rẹ̀ da. Bó ṣe jẹ́ wípé mi ò tí rí lò tó bí mo ṣe fẹ́ lòó nítorí mo ní oríṣìíríṣìí ibi tí mò ń lọ ní ẹnu ojọ̀ mẹ́ta yìí. Àmọ́ ṣá, màá ríi ni, a rí dájú pé mò ń wá sí, eh, ìdí è, mo padà rí i lò gẹ́gẹ́ bó ṣe yẹ kí n lòó. Èní yìí jẹ́ ọjọ́ Wednesday, àbí? Mo fẹ́ sáré jáde ní àárọ̀ lẹ́yìn tí mo bá ti ṣe gbogbo submission mi tán kí n lọ tún fóònù mi ṣe. Tí mo bá ti tún fóònù náà ṣe tán, màá padà wá sílé láti wá ṣe lára àwọn iṣẹ́ tí mo kànlẹ̀ dídi rá fún. Nítorí pé ọ̀nà àtijẹ àti mu ni iye náà tí mo dẹ̀ fẹ́ gbìyànjú láti máa ṣe. Kódà mi ò tí ì create page kan. Ó dàbí ń pé mo ti ń fi nǹkan falẹ́ ju. Èní yìí dè ni fourth of February. Ó jẹ́ pé ijọ́ mẹ́wàá ló ku sí Valentine. So, eh, èmi mó ṣa ń ṣe àwọn ìgbìyànjú tó yẹ kí n máa ṣe ṣá. Mo ń ṣe gbogbo, eh, ìkórìíra àti àwọn ìkóni ní ìjánu tó yẹ kí n máa ṣe láti fi lè jẹ́ èèyàn ní ayé. Àra rẹ̀ náà ni eléyi tí mò ń record yìí tí mo dẹ̀ ní ìgbàlèró pétọ̀. Kí ọlọ́run ṣe, eh, àdúrà fún mi. Tí mo bá ní three hundred plus plus, tí mo ṣa ni over four hundred dollars, mo ní ní, eh, ìgbàgbọ́ wipétọ̀. four hundred dollars yìí ó kéré jù, yóò fún mi ní boya bi six hundred àbí six hundred plus. Tí n bá ń gba 1.2 lóṣù kì í ṣe nǹkan tí ó bad, but then mo ṣì lè increase rẹ̀ sí boya bí 1.5 tí mo bá ní àlàáfíà tí ó tó dáadáa. Nítorí pé àlàáfíà ohun gangan ni ọba. Ẹ̀yín tí ń ro mi gan pẹ̀lú elé yìí tí mò ń ṣe lọ́wọ́ yi, ó yẹ kí n ti sí mi díẹ̀. Àmọ́ target tí mo ní kò ní jẹ́ kí n fẹ́ sinmi torí mo fẹ́ rí pé mo dé at least boya bí three hours plus of recording ní ení. First hour ni mo ṣì wá yìí, ó sì ku at least two hours ní ẹ̀yìn. one forty-five dè ló ti lù yí. So by three or four mo ti fẹ́ rí pé mo ti parí gbogbo ẹ̀. So tí mo bá ti ṣe àkókò alákọ́kọ́ yi tàn within the next, eh, fifteen minutes tí ago méjì bá ṣe lù géregé báyìí, màá tún bẹ̀rẹ̀ sí ní ṣe recording mi. So that títí two títí three thirty màá ti parí ìyẹn kí n ṣe ẹ rí. Nísinyí pé kí nìyí óún jẹ àkókò. Ẹ̀yàn kan wọ̀ pé bóyá kí jẹ ni. So but then ṣá, tí èèyàn bá ti, a ti e tile mọ̀ rí pé òun ń yí mọ́ra wọn mọ́ra wọn tí òun fi táyè bá tún ti yọ tóun tún record díẹ̀, tóun tún ṣe iṣẹ́ mi díẹ̀, tóun tún sùn nígbà tó yẹ ki óun sùn tí kò sí ẹfọ̀rí. Nísin báyìí tí mo bá ṣe ti jí ní ìwoyi ọ̀la báyìí tí ilẹ̀ bá ti mọ́ tí mo ti lọgun, màá kọ́kọ́ lọ ṣe irun mi kí n lè jọ èèyàn kí òrífifọ́ lè reduce. Bóyá màá padà wá lọ ra òògùn ibà náà nítorí ó fẹ́ mọ ṣe mi bí ibà. Àmọ́dé ó dàbí ń pé ọ̀ti è tiń yàtọ̀ lára mi. Bóyá owó dè ni mi ò ní lòó fàá tí ó fi ń ṣe mi bí ibà. Àmọ́dé mo ṣaà ti ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ ìnáwó tí àwọn èèyàn sì ń kan ṣára ṣi pé tọ̀. Mo ti gbé, mo ti gba ìyànjú púpọ̀. So, màá, àá gbìyànjú, a máa manage náà ni. A sá ṣe títí tí ọlọ́run ò fi ṣe àánú fún wa ní ọ̀nà tó yẹ.

Ìmọ̀ sáyẹ́ǹsì jẹ́ ìmọ̀ tí ó tànkálé, tó tàn ká kò tí gbogbo wa ní àgbá'ńlá ayé tí a depend le lórí fún development gbogbo àgbá'ńlá ayé generally. Èmi gẹ́gẹ́ bí ọmọ science tó mọ̀ ìwé tó gboyè ní ipa ìmọ̀ data analyst, mo rí i wí pé mò ń kọ́ ǹkan tuntun ni àti bí oṣù kan sí ẹ̀yìn báyìí. Ǹkan tuntun tí mo dẹ̀ kọ́ automation ni ó wà fún kó dà tí ó bá ń ṣe pé ẹ bèrè níìsín ni ọwọ́ mi. Mo fẹ́ lè ní pé mi ò rántí mọ̀ pé mo bẹ̀rẹ̀ class automation tí mo dẹ̀ ti ṣe àwọn nǹkan kọ̀ọ̀kan ní orí ẹ̀ of resent. Níbi tí wàhálà níbi iṣẹ́yì dí lọ ní ó jẹ́ kí ń máa ṣe àwọn ìgbàgbé ní orí ọ̀rọ̀ èyìí tí mò ń kọ́. Àmọ́ ṣá, mo ní ìfẹ́ sí ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀mí náà sì mọ̀ pé ẹ̀yin náà ní ìfẹ́ sí ìmọ̀ sáyẹ́ǹsì torí òun ni ìmọ̀ tí òun yóò wá kúrò nínú ọ̀pọ̀lọpọ̀ èwù. Ẹ bèrè lọ́wọ́ mi pé ìgbà wo ni mo kẹ́yìn láti kọ́ ǹkan tuntun ní ibi iṣẹ́. Ní ibi iṣẹ́ mi wọ́n í fún wa ní ìgbàláyé pé ká kọ́ ǹkan tuntun. Àfi tó bá jẹ́ pé ó wù ìwọ́ fún rárá rẹ kí o kọ́ ǹkan tuntun láti fi upgrade ara rẹ yàtọ̀ sí àwọn tí ó kò. Bẹ́ẹ̀, mo dẹ̀ ní ìmọ̀ sáyẹ́ǹsì yìí dáadáa tí mo kọ́ ẹ̀kọ́ tí ó jìnnlẹ̀ ní orí rẹ̀. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń lo Excel láti fi ṣe iṣẹ́ data analysis yìí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So, mo rí i wí pé, eh, mo ní, eh, ẹ̀kọ́ tí ó yèkoro ní ipa ìmọ̀ sáyẹ́ǹsì. Mo dẹ̀ rí i pé ẹ̀kọ́ mi Ọlọ́run bá mi ṣe kí ń rí ìmọ̀ tí ó dá nílò ní ara rẹ̀. So then ṣá, ìmọ̀ sáyẹ́ǹsì jẹ́ ìmọ̀ tí ó dá fún ara àti ọlá. Àmọ́ wípé nípa kíkọ́ ǹkan tuntun, mo kọ́ automation tí mo dẹ̀ test ẹ̀ wò. Automation yẹn dá lórí bí wọ́n ṣe ń design àwọn tax reform. Pé báwo ni àwọn èèyẹn ṣe máa mọ̀ bóyá àwọn jẹ́ tax àbí ǹkan tí wọ́n máa ṣe láti fi mọ̀ pé àwọn jẹ́ tax. So, èmi feel pé àwọn ìjọba tí wọ́n bá fẹ́ deploy irú system yìí, wọ́n á nílò láti fi irú fọ́ọ̀mù tí à ń fill, wọ́n á nílò láti fi sí oríṣìíríṣìí ẹnu-ọ̀nà káàkiri àwọn ibi tí àwọn èèyàn máa ń gbà. Bíi ilé ẹ̀kọ́, bíi ilé iṣẹ́, bíi báǹkì, bíi ilé hospital so that àwọn èèyàn lè máa fi fill fọ́ọ̀mù yìí láti máa fi gẹ́tì details tí ìjọba á nílò láti fi mọ̀ bóyá o nílò láti file tax tàbí o ò nílò láti file tax. Àmọ́ níìsín tí taiwo oyedele tún ti bọ̀ síta pé ó mọ̀ o, ò mọ̀ o, ó jẹ́wó, ò jẹ́wó o, ó pé ọmọ ọdún báyìì, ó pé ọmọ ọdún báyìì o. Dandan dandan o gbọdọ̀ file tax. So elèyìí jẹ́ bí àjẹmọ́nú fún gbogbo àwọn tí wọ́n ti ti retire báyìí. Àwa tí a ṣèkéré báyìí a san tax nítorí àwọn òun wulẹ̀ kí n file tax manually. Wọ́n kàn mọ́ náání inú salary wọ́n ni wọ́n sì mọ̀ ń ṣe fà jì lọ. Àmọ́ níìsín àwa gbọdọ̀ máa file tax wa. Kódà bó wà ní category pé o wà tax exempted. So irú iṣe à mọ̀ bí kọ́ọ́pù lè àbí kí ni wọ́n ń pè é, bí ó ṣe gba gbogbo wa sí ọ̀dọ̀. Bóyá kí wọ́n fún èèyàn méjì ni, àwa òṣìṣẹ́ ìjọba àti àwọn teacher kí wọ́n máa dá wa lóhùn nítorí kò yé ẹ mi náà mọ̀ o báyìí o. Èmi fẹ́ kí gbogbo nǹkan mọ̀ ló ní ìrọ̀wọ̀ ìrọ̀sẹ̀. Àmọ́ pẹ̀lú pé àwọn people yìí kon ṣè tòsí ná ǹgbé tí wọ́n ṣẹ̀ ní àwọn ó ṣe máa bọ̀ ni LUTH ẹ́, eh, wàhálà fún wa. Kódà mo rí pé ìsọkúsọ ni mò ń sọ ní àtẹ́ kan nítorí òun náà ti ń fẹ́ mọ̀ gbé mi lọ. Àmọ́ ohun tí mo fẹ́ sùn ohun ni tó fẹ́ fi ìyà gidigidi jẹ mí ni nítorí mo mọ ibi tí mò ń lọ, mo dẹ̀ mọ ibi tí mò ń bọ̀ so mi ò ní sùn. Màá rí kí mo parí iṣẹ́ yìí bó jẹ́ ago márùn-ún ni mo tó parí ni ago márùn-ún náà ni màá tó sùn. So that the whole of my day màá le fi ṣe nǹkan mi. Ìtúnnu mi ní ìgbè mí dí láti máa tún wá sí ibi ìbàríwá record mọ̀. Àfi tó bá jẹ́ pé bóyá mo fẹ́ àdí an hour kan nínú títí ìtọ̀ la, ìpètọ́ eiye kí iṣẹ́ tún lè bá tún kù ní ọ̀la. So bóyá mò lè wá ṣe ìyẹn dé àmọ́ by you ní alẹ́ yìí o, màá rí pé recording mi wù seventeen. So that màá mọ̀ pé ìtọ̀ mo ti ní one seventy bá òun.

Nǹkan kan ṣẹlẹ̀ nísinyìí tí ò bá mi lọ́kàn jẹ. Network mi ó lọ, ó dẹ̀ dọ fẹ́, ó lọ, ó dọ̀ fẹ́ lọ, ó dẹ̀ do fe dé nígbà tí mò ń record lọ́wọ́. Áà ó ká mi lára gan-an nítorí pé mi ò expect pé kí iru nkan báyen ṣẹlẹ̀. Ó dẹ̀ jẹ́ kí gbogbo recording mi kó cancel. Báyìí nísinyìí seven minutes péré ni mo ṣi record nínú target one hour tí mò ń lé sí. Mi ò tie mọ̀ bí tí mo ti e de gan báyìí ó tie dabi npe gbogbo ẹ̀ ti dàrú mọ́ mi lójú, but then mo sá ti mọ̀ pé màá record títí tí di, tí battery yìí má ṣe wà ní ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún ni. So at least before kí n tó gbé phone yìí lẹ̀, màá ti wọ bí àbí fifteen to thirty minutes recorded ní agbára Ọlọ́run. So èyín eyàn mi, ẹ ṣàánú mi, ẹ fún mi ní òye. Oríṣiríṣi nǹkan ni ó wà ní ọkàn mi báyìí. Mo fẹ́ ṣe nǹkan púpọ̀, nǹkan púpọ̀ ni ó ti clog ọkàn mi. Àmọ́dé, mo ṣà ra àwọn irinṣẹ́ tí á mú owó wọlé fún mi dáadáa. Irú ẹ náà ni Wi-Fi yìí torí unlimited tó jẹ́ òun ni mò ń upload, upload, upload audio ní ataárọ̀ yìí ni kò tán síbẹ̀. Ìyàwó mi ò dẹ̀ ní mọ̀ pé iye data tí à ń lò ó pọ̀ gan, kò ní mọ̀ nítorí pé òun o mọ ináwó tí ènìyàn náà láti fi ṣe gbogbo àwọn nǹkan báyìí kó fi le lọ ní ètò àti ìrọ̀wọ́ bó ṣe yẹ kó lọ. Mo ń sọ fún un pé tọ̀ kí n improve panel yẹn so that màá le máa lo iná wákàtí mẹ́rìnlélógún, ọjọ́ méje nínú ilé pẹ̀lú nǹkan tó bá wù mí. Àmọ́ kò ye, òye yen ò ye rárá, rárá ni. Ó kan wo pé, "bóyá mo kan ń sọ owó nù ni, àbí mo kan ń prove fún ara mi pé mò ní owó kan ni owó?" Mo dẹ̀ ń jẹ́ kó yé pé tọ̀, kò yé ṣe pé mo ní owó. Àmọ́dé, mo rí i wípé àti ìgbà tí mo ti fún ọ̀rẹ́ mi ní owó rẹ̀ ni nǹkan ti yàtọ̀ dáadáa. Pé nitórí pé mo di lọ́kàn ni ó, àbí kí Ọlọ́run ṣà ṣe, eh, ọ̀pọ̀lọpọ̀ ìgbádúrà fún mi torí kí mò mọ̀ ro ìrókuro ní ọkàn. Àmọ́ ṣá owó tí mo ti ẹ̀tún à ti rí gan-an láti ìgbà tí, tí mo ti ná gan-an láti ìgbà tí mo ti fún un ní owó yẹn, ó pọ̀ ju owó yẹn gan-an lọ. Kò lè tí mi dẹ̀ ro pé ó ti pé oṣù kan gan tí mo fún un ní owó náà torí mo fún un ní owó náà, mo sọ pé on sixth, bó bí àbí ìjọ́ kẹta after on sixth yẹn kí mo padà fún un ní owó yẹn bí àbí on ninth. Owó tó dẹ̀ padà ṣẹ́kù as at then gan-an is probably around two hundred and something dollars náà ni. Owó yẹn náà pọ̀ lọ́ọ̀tọ̀. So mo fi yanjú nǹkan tó pọ̀ tó yẹ kí n ṣe tí mo ṣà fi àwọn owó yẹn yanjú ẹ̀ ní ìgbà yẹn. B' oya iyèn náà ló wá fà á tí nǹkan fi tiẹ̀ tún green díẹ̀ báyìí. Àmọ́dé, eh, màá rí i pé tọ̀. Mo ṣà ṣe rí i pé ìyàtọ̀ ṣà wà ṣá torí àwọn owó kan kan ṣà ń wọlé. Irú àná níìsín, ẹ̀, àbí iṣẹ́ nínú iná ni kò ṣe ń ṣà áná gan-an. E, ní iná ni. Nínú iná níìsín mo sì rí over ẹgbẹ̀rún ọgọ́rùn-ún tí mo dẹ̀ tún ti ná sí oríṣìíríṣìí eléto gbà 50, eléto gbà elé, eléto gbà elé, eléto gbà elé gbogbo e ṣà lọ bí ó ṣà ṣe ń lọ. Báyìí gan-an mo sì ní balance bí àbí ẹgbẹ̀rún ọgọ́rùn-ún l'account tí mo lè rí i pé tọ̀. Àwọn major nǹkan tó wà ní ọkàn mi tẹ́lẹ̀ mo ti yó kúrò, ọkàn mi ti mọ́. So kí nǹkan máa jẹ fàájì, oun tó kù kí mo mọ ẹni tó tó kàn ni Ọro. Mo ṣà ti ra àwọn nǹkan àwẹ̀, so nǹkan tí màá fún àwọn òbí mi fún àwẹ̀ náà ni nǹkan tó tún pọ́n dandan tí ó kù báyìí fún mi ní àti rà nípa títí tẹ àwẹ̀ óké àti bóyá nǹkan tí awa gan gan fúnra wa táa máa lò ní ilé fún àwẹ̀. So yàtọ̀ sí ìyẹn mi rò pé a tún ní nǹkan kan láti máa fi ọkàn wa tẹ mọ́ nípa títí àwẹ̀ yẹn. Elúbọ́ wà n ílé, Ṣẹ̀mo wà n ílé, ọbẹ̀ ni ó tún kù bẹ́ẹ̀ yen. So màá dẹ̀ sọ fún ìyàwó mi pé tọ̀, tó bá ti di bí, nn, tàbí táa bá ti fẹ́ mú àwẹ̀ kó lọ ra ọ̀rún màálù. Ó ra bí àbí ẹgbẹ̀rún ọgbọ̀n ni, àbí ẹgbẹ̀rún márùnlélọ́gbọ̀n. Ó ṣà ra, màá fún un ní ọgbọ̀n kí wọ́n gé, kí wọ́n gé kó pọ̀ kí wọ́n so sí nylon lọ́tọ̀ọ̀tọ̀ ká fi sí inú fridge wa. So a máa freeze ẹ̀ kalẹ̀ síbẹ̀. A kàn maa yóò, nylon yẹn ní kan kan a máa ṣe ni. So mo mọ̀ pé táa bá máa fi ṣe ọ̀nà bí àbí mẹ́wàá, táa bá lè so sí bí ọ̀nà mẹ́wàá, táa bá máa fi ṣe ọbẹ̀ bí èèmewá yẹn, àá àti parí àwẹ̀. Lairò nu pé a fẹ́ ra ẹran, akànmọ́ ra ẹja ní ẹ̀kọ́ kan ni táa máa fi ṣe. Ìyẹn dẹ̀ ti lọ bẹ́ẹ̀ yen gbogbo. Ìyẹn ti, ó ti skege méńgẹ̀ẹ́ bẹ́ẹ̀ yen. So, eh, ẹ̀yin tí màá ṣe ni ẹ̀yin tí màá fi parí, ah, àmọ́dé ọkàn mi lọ síbi nǹkan kan níìsín ni àyà mí dẹ̀ tún já kì í.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan nítorí wipé mi ò ń ṣe ìbàṣẹ̀ jẹ́ òbí tí ń sọ ní ẹ̀rù. So gbogbo ohun tí mo bá lò tó bá jẹ́ ohun tí ó ṣe é tún lo ni, kí ló dé tí mi ò fi ní tọ́jú rẹ dáadáa kí n tún lo? Ìgbà tí ó ń ṣe pé mo ní owó tí mo ní ibi tí mo ti ń wú owó nílẹ̀, kódà kí ènìyàn ní igi owó nílé gan, ènìyàn ò ní fẹ́ à sí pé kí ènìyàn wá máa lo owó ní ìlò kúrò àbí kí ènìyàn wá máa ṣe nǹkan báṣubàṣu. So mo, mo gbọdọ̀, mo gbọdọ̀ tún ohun kan tí mo bá nílò náà nù nítorí pé mi ò ń ṣe ìbàṣẹ̀ jẹ́ àbí apá tí ò mọ ìwúlò owó. So bí mo ṣe ń sọ lọ ní ẹ̀ẹ̀kan pé mo nílò owó àsẹ, òhò, mo tún ti gbàgbé ohun tí mo ti wá ń sọ lọ ní ẹ̀ẹ̀kan tí mi ò lè sọ parí dé. Àmọ́ àtúnlo ǹkan jẹ́ ohun tí mo máa ń ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé àwọn nǹkan tí mo bá rà náà, mo máa ń rà ní, mo máa ń rà pẹ̀lú ìrírí pé mo fẹ́ tún lo náà ni. So gẹ́gẹ́ bí mo ṣe ń try láti explain lọ ní ẹ̀ẹ̀kan wipé mo ní oríṣìíríṣìí ìrírí nípa, eh, owó. Nípa owó, mo ní oríṣìíríṣìí ìrírí nípa rẹ̀. Mo ṣe ń try láti, eh, ṣe àlàyé oríṣìíríṣìí àwọn ìpele nǹkan tí mo ti ṣe pẹ̀lú owó. So wọ́n sọ pé ní quarter tí a lò tán àbí tí a ń lò ní ọwọ́ yìí, mo sì kọ́kọ́ ní, eh, ìpin nínú eé pe màá ṣe, eh, màá san three hundred dollar bó bó yìí, mo dẹ̀ ti rí ìyẹn san. Lẹ́hin tí mo rí three hundred dollar rí san tán, mo ní inú ọkàn pé màá ṣe solar, mo dẹ̀ tún ti rí ìyẹn náà ṣe. Although ní ìgbà yẹn, mò ń wò pé tọ́ ṣé kí n kọ́kọ́ san owó tẹni yìí ni àbí kí n ṣe solar, ewọ ni o pay mi. Mo wá rí pé mo ní ìwúlò, ìwúlò solar yẹn ó pọ̀ báyìí. Kàkà kí n lọ kó owó sí account ẹni kan kó ń tún mọ lá owó mi lọ, ó pay mi kí n ṣe solar yẹn, kí n ṣe é kó kúrò ní ibẹ̀. So lẹ́nu kan dé, mo ti sọ fún pé tọ́, ó kó owó titi ẹ̀ báyìí. Màá wá sọ fún ọ̀rẹ́ rẹ nísìnyí pé tọ́, màá send owó rẹ̀ sí account rẹ̀ kó dẹ̀ jẹ́ kó yé pé owó yẹn ti wà lọ́wọ́ ẹ ó. Kókó iṣẹ́ tẹ̀mi wá àbí kó bẹ̀rẹ̀ sí ń ṣe é, kó dẹ̀ sọ ọjọ́ tí yóò kó wá kí n ri pe àwọn tí ó bá mi rí ní yóò kó bá wọn. So tí ń bá ti wá san owó titi ẹ̀ beyen, ìyẹn jẹ́ ìkan náà àwọn tí mo ní mo fẹ́ ṣe tẹ́lẹ̀ ní first quarter yìí tí mo dẹ̀ gbàgbọ́ ìpé tọ́ pẹ̀lú recording tí mò ń ṣe yó àti àwọn iṣẹ́ takuntakun mìíràn tí Ọlọ́run á tún padà gbà mí ní ààyè láti rí ṣẹ tí màá fi rí owó sí. Màá san owó rẹ̀ ní first quarter yìí náà. Màá mọ̀ pé main target mi ní first quarter yìí ó ti tán already by February, by second week of February ni mo ti rí i ṣe tán. Màá wá mọ̀ pé àwọn additional target tó jẹ́ pé mo lè mú kun, òun ni màá máa mú papọ̀ mọ́ nísìnyí which is pé kí n fìll inú ilé pẹ̀lú ìyẹ̀pẹ̀. Tí ń bá ti ṣe ìyẹn tán, tí wọ́n bá ti san owó ẹlẹ́ẹ̀kejì, tí ń bá ti, tí ń bá ti ṣe eléyi tí owó yẹn lọ́ bo ṣe ye kó lọ, màá wá ṣe ìpé tọ́ ẹlẹ́ẹ̀kejì, eh, ìpele ẹlẹ́ẹ̀kejì, the next batch of payment tó máa wáyé ní end of February sí early March ká ní first day or second day of March ni à gba owó yẹn. Mi ò mọye tí màá rí bí record ńigba yen, ti ọlọ́run bá keep àlàáfíà mi tó keep mental health mi tó jẹ́ kí n strong bí mo ṣe strong nísìnyí. Màá try láti ṣe the same iye tí mò ń ṣe báyìí. So tí ń bá ti wá rí ìyẹn náà ṣe tí mo ti rí ṣe ní, eh, eh, tí mo rí ṣe tí mo wà successful pẹ̀lú ẹ̀, so màá gbìyànjú láti rí pé mo bẹ̀rẹ̀ sí ń ṣe, eh, kí ni? Mo san, eh, owó ìyẹ̀pẹ̀. Tí ń bá ti san owó ìyẹ̀pẹ̀, tí wọ́n ti kó o wọlé, màá rí pé, eh, mo ṣe owó sìmẹ́ǹtì, mo bẹ̀rẹ̀ sí ń san kalẹ̀. So màá san owó sìmẹ́ǹtì yẹn dé ibi tí ó yẹ kí n san dé. So tí ń bá, tó bá yé pé hundred ni mo ní plan láti rà ni, màá ra kalẹ̀ already. So tí ń bá ti ra hundred yẹn, màá mọ̀ pé owó iṣẹ́ ẹni tó bá fẹ́ ṣiṣẹ́ ni yóò kó báun. So kàkà kí n, kí n tó wá ra, eh, kí n tó wá sọ̀rọ̀ owó iṣẹ́ àwọn, eh, plumber àti àwọn electrician tí wọ́n ó ṣe wire ní ilé, wọ́n lọ ṣe iṣẹ́ wọn ní ibẹ̀. So tí wọ́n bá ti lọ ṣe iṣẹ́ wọn níbẹ̀, kò ní sí, eh, wàhálà ìkankan. Rárá, mo bẹ̀rẹ̀.

Mo máa ń fẹ́ràn kí, ẹ, ìwé kó dúró à straightforward in the sense that mo máa ń like pé kí n kọ́ ẹ̀kọ́ ní àtàrà ìwé. Kó jẹ́ bí ìwé ẹ̀kọ́ bóyá ìmọ̀ sáyẹ́ǹsì ni o àbí ó lè jẹ́ ẹ̀kọ́ ìmọ̀ àpọ̀nmọ́wọ́ owó bí finance. Nítorí pé mo ní ìfẹ́ sí ìmọ̀ nípa finance náà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń ka ìwé tó bá jọmọ́ àwọn ìkànnì nípa finance. So àwọn kókó tí mo máa ń fẹ́ràn jù ni pé kí wọ́n make sure pé wọ́n elaborate gbogbo ohun tí wọ́n bá fẹ́ yẹ ká mọ̀ àbí tí wọ́n bá fẹ́ yẹ ká grab ní inú ìwé náà. Kọ́ má hold anything back kí wọ́n jẹ́ ká tètè grab ohun tí á grab nítorí àòri ojó mú ṣó ló kùn. So bí mo ṣe ń ṣe recording yìí nísinsìnyí ni mò ń wò pé tọ́. Ó dàbí n pé mo rí pé mo ti ṣe nine minutes ní díẹ̀ lẹ́, pé à mi ò dẹ̀ ṣe ọkàn mi ni ó ń dà mí láàmú. Torí báyìí nísin mo ṣe clock fifteen minutes ni níní àwà tí mo bẹ̀rẹ̀. Mo dẹ̀ rò pé bóyá ó yẹ kí n ti ṣe ju fifteen minutes lọ but then sha mà continue láti máa record. So ní gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn kí kókó wà ní inú ìwé. Káwọn kókó náà kí wọ́n sì bá wa tu wẹ́lẹ́wẹ́lẹ́ so that tí a bá fẹ́ mú lò ní ọjọ́ iwájú àbí ní ìgbàkúùgbà, àwa gangan fúnra wa. A lè mọ̀ kókó yẹn tú ní jẹ́bẹ́yẹ́bẹ́. A rí lò ní bó bá ṣe wù wá. Ni nǹkan kan wọ́n ń bà mí lẹ́rù báyìí o. Nígbà tí mo ti dé forty two percent tí mi ò sì ti dé ìlàjì ohun tí mo fẹ́. Ṣé kì í ṣe pé bóyá àmọ́, okay, ọ̀pọ̀lọpọ̀ nínú forty two percent yìí náà ni ó jẹ́ pé mo ti fi ṣe iṣẹ́ àṣedánù púpọ̀ tí mi ò tètè mọ̀ pé ó yẹ kí n má wá ṣàpamọ́ sínú kólu báyìí ni láti máa fi record so that màá máa gba nothing less than three seconds àbí three minutes VAD per recording. So àmọ́ ìgbà tí mo ti wá já sí báyìí tí mo ti já ṣí dáadáa tí mo ti mọ̀ pé tọ́. Báyìí báyìí ni àwọn ìyànsẹ́ ń ṣe tí wọ́n fi ń lo àlùyọ kíákíá ní ìdí ìkinnì. Mo dẹ̀ ti, tí mo ti rí ṣáásí rẹ̀ nísinsìnyí, mo dẹ̀ ti múra sí dáadáa bá wọn. So bóyá fifty two, bí i forty something percent àbí fifty percent tí a kù, bóyá mo lè fi cash out bí i over maybe up to two hundred, up to two m sha. So tí bá rí yẹn náà tí mo rí gbogbo ẹ̀ ṣà jọ́ tí mo dà sí òun, yóò jọra. Kódà ilé náà yóò change ojú. Àwọn èèyàn ó mọ̀ pé tọ́, iṣẹ́ tún ti ń lọ ní ara ilé yìí náà níyẹn. Díẹ̀díẹ̀díẹ̀díẹ̀ ó ń lọ náà níyẹn. Ilẹ̀kùn àti àwọn nǹkan díẹ̀díẹ̀ náà ni ó kú. Àmọ́dé, a ṣe POP, a dẹ̀ ṣe wiring, a dẹ̀ ṣe iṣẹ́ plumbing náà ni a kúgbẹ̀ẹ́n. Tí a bá ti rẹ, tí a ti ṣe gbogbo yẹn tán, a sì gbé, ò, a sì mọ̀ pé àwọn wá owó tí a fi ṣe fence ṣe torí fi ṣe fence, owó, ó jẹ owó náà. Bẹ́ẹ̀ náà ni owó omi náà ní gbígbẹ. Ìyẹn náà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó ṣe kókó. Àmọ́ ṣá, mo mọ̀ pé, ẹ̀, gbogbogbò náà a rí gain, a rí ere oko délé àbí báwo ni ṣe máa ń sọ Yorùbá yẹn. A rí ère oko délé ní ara ẹni, àgbára Ọlọ́run. Ọlọ́run ó ṣe ọ̀nà, yóò lánàá ní oríṣìíríṣìí ọ̀nà tí mi ò tìẹ́ tí ì lé ro báyìí gan. Kí ọdún yìí kó tó parí, kó dà tí màá ma wò pé tọ́. Àwa táa bẹ̀rẹ̀ ọdún yìí pẹ̀lú nǹkan kékeré báyìí, Ọlọ́run dẹ̀ ti wá bá wa fi ọ gbogbo ẹ lojú báyìí. Irú Ọlọ́run, a, àrá máa rí rí. Àbí báwo ni ṣe máa ń sọ Yorùbá yẹn? Oolele ni. Bẹ́ẹ̀, ohun tí ó mọ̀ jáde ni ẹnu mi nìyẹn ní gbogbo ìgbà. So, eh, ibi ìwò yìí ni mo bẹ̀rẹ̀, ni mo jí ní àná láti bẹ̀rẹ̀ sí ní record. Mo rántí bí three oh nine náà ni mo dìdí ní orí ìbùsùn mi. Mo sì parí two hours recording. I think probably before six. So kò sí ohun tó le ń bẹ̀ nígbà tí mo bá ń push fún bí i abi one and a half hour recording títí di bí i ago márùn-ún. Ṣáago márùn-ún àbọ̀ kí n lè bá rí òrun díẹ̀ sùn. Mo ti sun dáadáa ní àárọ̀, mo ti sun sì sun ní alẹ́ yìí nísinsìnyí. So mo, mo rí pé mo balance díẹ̀ léèní bóyá nítorí pé mo wá rí owó ní ìní ni. Kò ṣá ayé mi ṣá. Àmọ́dé, kò sí bó ṣe fẹ́ rí àwọn olè tí wọ́n ń yọ́ káàkiri inú ọgbà yìí. Wọ́n á ti máa gbóhùn mi ní ìtà, wọ́n náà ti mọ̀ sá káàkiri pé tọ́. Ó dàbí pé ẹni kan ò tíì sùn ní inú ilé yìí o. Ọlọ́run máa jẹ́ kí wọ́n mú nkán lọ́wọ́. Ó ti ń kàn àlọ́ ẹ sínyín, ìbọn sí gbogbo ilé. Tọ́, kó Ọlọ́run dá rí mi o kọ Ọlọ́run máa jẹ́ kí ìní ríra fi ẹsẹ sí ọ. Ni ọmọ kò gun wàhálà o. Àmọ́dé, mo ṣá ń gbádùn, ẹ, investment mi.

Ní ilẹ̀ Yorùbá, a máa ń kí àwọn àgbàlagbà bí àwọn tí wọ́n bá jù wa lọ bí àwọn bàbá wa àti àwọn ìyá wa, a kí wọn pé "Ẹ káàárọ̀ má, ẹ káàárọ̀ mọ́omi, ẹ káàárọ̀ bàamí." Bẹ́ẹ̀ ni a se máa ń kí àwọn ènìyàn. Èmi dẹ̀ ní mo ní oríṣiríṣi style tí mo fi máa ń kí àwọn ènìyàn. Ó sì dá le lóri bí ẹni náà bá ṣe tó àbí bí ẹni náà bá ṣe dàgbà tó. Tó bá jeeyàn tí ó dàgbà gidigidi gan ni, màá dọ̀bálẹ̀ ki ni, màá jẹ́ kí ọwọ́ mi kó mọ̀ọ́ kanlẹ̀. Àmọ́ tó bá jẹ́ èeyàn tí kò dàgbà púpọ̀ tó jẹ́ wípé boya average ni, màá kí, màá dẹ́ jẹ́ kí ọwọ́ mi ó mọ̀ọ́ kan inú kún gẹ́gẹ́ bí ọkùnrin. Tó bá wa jẹ́ pé ẹni tí kò dàgbà púpọ̀, kò dẹ̀ ṣe kíni púpọ̀, màá na ọwọ́ sí ni pé tọ́, "Ẹ káàárọ̀ o" láti fi jẹ́ kí ó mọ̀ pé tọ́ èmi náà ti di àgbà ọ̀jẹ̀ ẹ̀nìyẹn. So ní, ẹ́, ilẹ̀ ayé yìí, èeyàn máa ń kọ́ oríṣiríṣi ẹ̀kọ́ ni. Nígbà tí mo lọ sí ilẹ̀ Igbo ni mo rí i pé wọ́n máa ń na ọwọ́ sóke kíra wọn ni. Wọ́n ń sọ pé "Ndé ewonu" àbí ǹkan. Wọ́n wá sọ pé "Nnọọ o". Tó bá kí wọn pé tọ́ "Good morning" wọ́n ó ní "Nnọọ o". Oríṣiríṣi ǹkan ni ó ṣà ń ṣẹlẹ̀ ní gbogbo ilẹ̀ Igbo. Kí Ọlọ́run ṣàánú wa ni. Àmọ́ àwa ní ilẹ̀ káàró o jiire n bì, àwọn obìnrin wa wọ́n o kúnlẹ̀ ẹsẹ̀ wọn méjèèjì ni láti fi kí o. Àwọn ọkùnrin wa sí ní. A dọ̀bálẹ̀ tí aṣọ ara wa yóò mọ̀ gbálẹ̀ báyìí ni. Eyii jẹ́ gẹ́gẹ́ bí sign respect. Àmọ́ àwọn ẹlẹ́sìn Mùsùlùmí, wọ́n máa ń ní ní ọkàn wipé tọ́, tó bá ń dọ̀bálẹ̀ fúnyan, ọ ti ń gbé ẹni náà sí ipò Ọlọ́run niyen. Àmọ́ èmi rí pé ìròrí agọ̀ òun nìyẹn nítorí wípé, àì, Ọlọ́run gangan fún ara ẹ, ó jẹ́ ká mọ̀ pé intention wa, ọkàn wa, òun ni, òun nílò jù. Kì í ṣe gbogbo àwọn physical thing tí a ń ṣe káàkiri. Nkan ló mátter ju ohun ta gbe lọkan lo torí wọ́n máa ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn èèyàn a sọ̀rọ̀ tutu jáde sí ẹ, tí wọ́n á sọ̀rọ̀ tó da sí ẹ àmọ́ inú wọn ó dí, ó burú kódà wọ́n wá kó ò ku ni. But ìwọ ò ní mọ̀ ìwọ ti mọ̀ ro pé tọ́ ẹni tó ń sọ̀rọ̀ báyíi sí mi, ó ní ìfẹ́ mi, ó sì ní interest mi ní ọ̀kan ni, hinhn. Ò ò ní mọ̀ wipe kò rí bẹ́ẹ̀. Kí Ọlọ́run ṣàánú ni. Òpọ̀lọpọ̀ ninu àwọn èèyàn yìí, èèyàn burúkú jài ni wọ́n tó jẹ́ pé wọn ò ṣe é rí móyan gan. Àfi tí èèyàn ò bá fẹ́ ṣe, ẹ́, wàhálà ku ní ilẹ̀ ayé rẹ̀ nítorí pé bí wọ́n ṣe ń ṣe ẹ́ ni wọn ò ṣe máa gba ọ. So wẹ̀ll èmi gẹ́gẹ́ bí ẹni kan mo máa ń kí ẹnìkan oníkálukú, mo máa ń fún wọn ní total respect tí mo need ni mo máa ń fún wọn. Mo de ma n rí arí dájú wípé àwọn náà return respect yẹn fún mi. So, à, níbi tí mo lọ léèní wọn tún fún mi ní àwọn ìṣiri àbí àti ìṣití kọ̀ọ̀kan nípa àwọn ilẹ̀ tí mo ra ní ọwọ́ Alhaja Àkàndé. So ó ti pẹ́ tí mo ti ra àwọn ilẹ̀ yìí tí mi ò ṣe ìwé rẹ̀. Àmọ́ dé, o ni àìpé ọjọ́ yìí, màá padà wá lọ sí ọ̀dọ̀ Alhájá. Kódà ó lè jẹ́ bóyá bí òpin ọ̀sẹ̀ yìí ni màá lọ sí ọ̀dọ̀ alájá láti lọ claim ilẹ̀ yẹn. Wọn á sì bá mi yan ẹnìkan tí yóò mú mi lọ sí agbègbè náà tí a sì fi rí ilẹ̀ mi claim torí wọ́n ti ń royin bí wọ́n ṣe ń ta ilẹ̀ ní ribiribi ọ̀nà bawo ni won ṣe máa ń sọ Yorùbá yẹn. Àmọ́dé, mo sá kàn tí ẹ ṣe fẹ́ ṣe ìgbìyànjú lórí ilẹ̀ yẹn pé kó má dàbí pé bóyá mi ò serious rárá ní orí rẹ̀. Màá pe FM tó bá di weekend, bóyá ọjọ́ Friday. Àmọ́ mọ́tò ni FM, ò fẹ́ gbé, mò ń wéeyàn tí ó gbé ọ̀kadà ni so that a lè wá mobile easily láti lọ káàkiri. Kò ní jẹ́ pé bóyá à ń gbé mọ́tò káàkiri ìlú tọ̀. Àmọ́dé, màá sá à ní kí FM ra epò five thousand kó jẹ́ a lọ sí ibẹ̀ ká lọ ṣe, ká lọ ṣe meeting pẹ̀lú Alhájá. KỌlọ́run ro lọ́ra ẹmi Alhájá torí àwẹ̀ ti dé. Ó dẹ̀ jẹ́ kí eeyan kan bún Alhájá ní ǹkan bó tie jẹ́ pé mi ò tiẹ mọ̀ ibi tí ilẹ̀ náà wà mọ̀. Àmọ́ mo mọ̀ pé Alhájá ó bá mi wá ilẹ̀ mi jáde wọ́n sì ní gbà ilẹ̀ náà lọ́wọ́ aládàá nígbà kankan. Àmọ́ tó bá fi lè jẹ́ wípé bóyá Iya Balikisi tì lọ gbá ilẹ̀ yìí lẹ́yìn mi, ma.

Mo máa ń lo oríṣiríṣi etí ìbọ̀. Kíni ni mo máa ń sábà lò ju? AirPod ni mo ń lò ju, eyí ti wọ́n ṣe fún àwọn iPhone. Yeah, mo ṣẹ̀ ranti oríṣiríṣi àwọn ìkannà àwọn ẹ̀ṣọ́ tí àwọn ọmọ ìsìnyìn máa ń lò, tí o ń lò gẹ́gẹ́ bí ẹ̀ṣọ́ etí àti ẹ̀ṣọ́ ara tí wọ́n ki ń ṣe eré ìdáàbòbò. Ìkannà àwọn etí ìbọ̀ yìí náà wà nínú tí wọ́n maa ń lò as ẹ̀ṣọ́. So mo yii ní ìgbàgbọ́ wípé tó bá ní irú àwọn ẹ̀ṣọ́, nǹkan eṣọ́ yẹn ní ara, wà á máa ṣe fàájì àti oríṣiríṣi nǹkan ní ọ̀pọ̀lọpọ̀. Ó ní ọ̀rẹ́ mi kan tí mò ń wò pé ṣe ó yẹ kí n parí ìjá pẹ̀lú rẹ̀. Mo ti block ẹ ní everywhere láti orí phone mi àti every angle ni mo ti block ẹ. Facebook nìkan náà ni mo ti sílẹ̀. Òun ni ó fún mi ní ìrírí bí àwọn èèyàn ṣe máa ń ra etí ìbọ̀ ní àwọn ìlú òyìnbó ní ọdún kan naa, nígbà náà lọ́hun. Ó ṣe aṣemáṣe sí mi ni mo comment sí ẹni tó post, ó dẹ̀ sọ ọ̀rọ̀ àlùfáà Ìṣá sí mi. Ọ̀rọ̀ náà bọ́ sí àpò ìbínú mi ni mo fi ṣáá ní blocking láti fún-- láti bí ọdún mẹ́rin síṣin àbí mẹ́ta síṣin ni a ti sọ̀rọ̀ rárá. Ó tiẹ̀ jẹ́ pé mo máa ń rí upload ẹ ní Facebook, but then mi ò bá sọro anything láti ijọ́na. Ó tún message mi lórí Twitter pé kí n fuck off. Èmi náà dẹ̀ tún ṣáá ní blocking mi tìẹ. Ó lè ká àbí kí n reply sí ẹni tó so. So óóó-- ẹyi tó ṣe ní ìgbà yẹn, ó show wipé kò really fẹ́ràn mi. Òun ni ó fún mi ní ìrírí bí àwọn èèyàn ṣe máa ń ra etí ìbọ̀ ní àwọn ìlú òyìnbó ní ọdún kan na, nígbà náà lọ́ un. So ó dẹ̀ rò pé bóyá òun ní ojú ara ẹ̀ o ń wá ọkùnrin tí òun lè máa control. Kò dẹ̀ mọ̀ pé àléébù pọ̀ ní ara òun ju bó ti yẹ lọ. Ẹrin rẹ̀ sì pa mí. Ó rò pé bóyá, eh, òun ó jẹ́ obìnrin kan tí àwọn ọkùnrin yóò mọ̀ sá ká ba ni nítorí pé òun ní owó lọ́wọ́. Àmọ́, eh, mo mọ̀ pé níbi kí ibi tí ó bá wà nísíyin, òun náà yóò sì maa mọ̀ pé tọ. Àwọn ìwà tí òun wù n gbà yẹn, wọ̀ wọ́n wò sí ibi tó da nítorí pé àwọn tí ó rẹwà dúró lọ́ gán, tí wọ́n mọ̀ wí dúró lọ́ gán, wọ́n sì ń wa ọkọ káàkiri. Ìwọ wá dúró ń dúró i pé ìwọ ò lè ṣe ìyàwó ní abẹ́ ọkọ o. Iwo o lè jẹ́ kí ọkùnrin kan kó máa control rẹ̀ àbí nǹkan kan. Kò dẹ̀ sí ìdí kan tàbí méjì tí ó fi rò pé o lè mọ̀ sí bá awon ju ì pé o rò pé gbogbo ọkùnrin tí o bá pàdé ni ó lọ́wọ́ lowo julọ. Bẹ́ẹ̀ ó possible ki n tọ. Ó máa pade àwọn ọkùnrin tí yóò lowo lọ́wọ́ julọ. Àmọ́, sé ọkọ wá jẹ́ ǹnkan kékeré nínú ilé ayé ọmọ edá nì. Mi mọ̀ pé ní báyìí, àwọn obì re ti wà lọ́rùn rẹ̀ pẹ́ tọ, kó mú ọkọ wá. Àmọ́ kò ní lè ṣe nítorí pé kò ní ìwà, kò dẹ̀ ní ọrọ̀ gidi ní ẹnu. Mo dẹ̀ mọ̀, mo ní àrídájú lọ́pọ̀lọpọ̀ ì pé yóò ti ní oríṣiríṣi ìròrí nípa hin tí mo ṣe fún. Ó dẹ̀ mọ̀ pe mi ò care ní ipa òun. Mi ò, mi ò care, mo máa ń treat òun bí òun bá ṣe ṣe ìwà burúkú ni. A ti ronú lọ́pọ̀lọpọ̀ fun tọ. Sé bobo yí ṣe ó ti ní ìyàwó ni àbí yóò ṣi single? Sé kí n message ẹ ni, sé kí n bẹ̀ ẹ́ ni? Kí n sọ fún pé kó má bínú hin to ṣẹlẹ̀ ní ọjọ́ yen. Àmọ́dé a ti rí oríṣiríṣi ọkùnrin náà tí wọ́n maa tán, tí wọ́n sì maa gba owó lọ́wọ́ rẹ̀. Ha Àmọ́dé mo ṣà mọ̀ pé ojú ò tún rà ri lágbára Ọlọ́run gbogbo wa. A sì pàdé ní ibi ayọ̀, ibi tó da, ibi àgbéga, níbi, níbi iṣẹ́ takuntakun àti ìwà tó da, tí a ti wò káàkiri. Ọlọ́run fi san wá ní ẹ̀san wa. Àmọ́dé o, ko, kò sí ìwà tí ó, ó make sense kankan ní ara rẹ. Kò dà kí kírun. Mi o rò pé yóò jẹ́ Mùsùlùmí mọ́ gan báyìí nítorí pé òun àti ìyá rẹ̀ won maa n ja ní, ni gbogbo ìgbà torí kì í fẹ́ kírun, Ọlọ́run sì ló mọ òhun. Ẹni tí gbogbo ẹ fa, tó in fact, ọkùnrin tí ó fẹ́ yóò gbìyànjú. Boya obìnrín ni, bí òyìnbó náà de ni yóò padà fẹ́ ni to, iyi to bá ṣà ti ṣe. Òun ni ó mọ̀. Mo kàn mọ̀ pé kì í ní inú burúkú sí ẹni kankan. Kò dẹ̀ wà competitive with anybody. Nnkan eyọkàn tí mo rí lára ni yen, kò ní inú bínú sí ẹ. Ó kàn jẹ́ pé ó máa ń sọ ọ̀rọ̀ jàújàú bóyá n torí pé owó wà lọ́wọ́ rẹ̀ ni. Ó maa n rò pé bóyá gbogbo èèyàn ni òun lè sọ̀rọ̀ sí. Àmọ́ kì í ti ẹ ṣe ń pa owó náà torí ó ti wo custom orí rí nígbà tá wà n school tó sì rò pé bóyá mo maa maa ní carryover. Mi mọ̀ bó ṣe rò mi pin to.

Mo ní ìgbàgbọ́ pé ohun tí ó ń gbéyànjú láti bèrè lọ́wọ́ mi ni pé ṣé mo fẹ́ràn ìrìn òkè. Bẹ́ẹ̀ ni, mo máa ń fẹ́ràn kí mo rin ìrìn òkè bí, bí ìgbà pé èèyàn ń skate àbí kí ni wọ́n ń pè é, kí ni náà. Èmi máa ń fẹ́ràn rẹ̀ nítorí pé ó máa ń build, ó máa ń jẹ́ kí èèyàn build muscle, ẹsẹ̀. Ó dẹ̀ jẹ́ ìkan ninu àwọn fọ́ọ̀mù exercise tí ó make sense gan, nítorí pé gbogbo ẹ̀yà ara èèyàn ni èèyàn máa ń lò tí èèyàn bá ń ṣe irú àwọn exercise báyìí. Exercise tó bá dẹ̀ ti ń lo gbogbo ẹ̀yà ara èèyàn tí ó dẹ̀ fún èèyàn ní wàhálà kò ní dàbí direct exercise bí ìgbà pé èèyàn ń ṣeré ni. Ọ̀pọ̀ gbogbo ara èèyàn ni èèyàn á máa lò láti fi ṣe irú eré báyìí. Irú àwọn nǹkan báyìí ló máa ń dùn mọ́ mi. Ó máa ń dùn mọ́ mi gidigidi gan ni. Há, mo tún ranti ẹ̀yàn kan tán ló fẹ́ sukún loní torí pé Chelsea lose àmin kọ̀ Ọlọ́run ṣàánú ni. Mo ṣà màá ń gbádùn ìrìn òkè. Ó jẹ́ ìkanu àwọn form of exercise tí ó wà very healthy fún ara. Mo ní oríṣìíríṣìí àwọn group àwọn ọ̀dọ́ tí wọ́n máa ń ṣe ìrìn òkè dáadáa. Although èmi ò ṣe rí o. Although mo ti máa ń lọ sí oríṣìíríṣìí òkè. Irú ìgbà tí mo fi gbọ́ eré ní Mọ́rọ̀bọ ní Èkó nígbà náà lọ́hùn, bank area wa òkè ni, so a máa ń gùn ní, a máa ń rin ìrìn òkè yẹn ni. Nígbà mí dẹ̀ rẹ, ẹ rí àwọn èèyàn tí wọ́n yọ̀ ṣubú dáadáa láti ibi tí wọ́n ti ń gun òkè yìí. So èmi dé, mi ò ṣubú rí àmọ́ mo máa ń fi ọpọlọ mi gùn ni. Mo máa fẹsẹ̀ mùlẹ̀ fẹsẹ̀ tilẹ̀ títí mo máa fi sáré gun òkè. Kò pẹ́ kó yá, kò pẹ́, kò pẹ́. Ni àwọn bánkì ni wọ́n á rí pẹ́ tọ̀. Báyìí ni, àwọn ọ̀pọ̀ èèyàn se n ṣe, pé kí ni yí dẹ lè jẹ́ kí àwọn èèyàn dá ara wọn lẹ́sẹ̀ ni àwọn náà wá gbe ina pé kí wọ́n ṣe ọ̀nà sí ọ̀nà bòmí àti pé àsìkò kan wá wà tí àwọn olè, àwọn ọ̀gá ọlọ́ṣà tí wọ́n lọ bẹ̀rẹ̀ sí ń dáná tí wọ́n lọ jalè ní bánkì. Ọ̀nà bẹ̀ ni wọ́n gbà wọlé nítorí pé àwọn èèyàn tí wọ́n mọ̀ pé àwọn èèyàn máa ń gba abẹ lọ bánkì bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí lọ sí àwọn sọ́ọ̀bù káàkiri sí orí òkè náà ni. Àmọ́ ní kété tí bánkì ti ìbẹ́ pa tí wọ́n fi fence sí báyìí, gbogbo okoòwò wọn ni ó di ìpẹtẹ́lẹ̀. Although àwọn míì náà sì wà níbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́. Nítorí pé àwọn èèyàn ti mọ̀ ibẹ̀, so àwọn èèyàn máa ń lọ bẹ̀ lọ ra nǹkan. Nígbà náà, ó ní àwọn aṣọ kan tí mo máa ń lọ rán bẹ́ẹ̀, five hundred naira náà ń tà. Tí a bá ti lọ bẹ̀ wá rí àwọn aṣo ye, yóò mọ draw báyìí. Wọ́n máa ń ṣe àwọn material tó ń draw náà máa fi rán wọn. Five hundred naira ni tí o bá ti ra. Àwọn ni mo ṣàjọ nígbà rẹ́ tí mo tó ń ṣe big boy nítorí tí mo bá ti ra báyìí, wọ́n á tún kán sí mi. Imi a tún jáde, wá tún kán sí mi. Ìgbà yẹn wá rí a máa keep keep. A di keep keep nìkan kò ní sí a máa níbẹ̀. Èmi a máa ní-- in fact àwọn ọmọ Igbo wọ́n ti ṣe oríṣìíríṣìí jàǹbà fún wa ní Nàìjíríà yìí. Ki Ọlọ́run gba wa ní owó wọn. Although o jẹ́ kí àwa náà ní sense of belonging especially àwa táa poor. A máa ń lé afford àwọn nǹkan tí wọ́n máa ń tà. Wọ́n máa ń gbé àwọn nǹkan tó wà affordable wọlé bo tie jẹ́ pé counterfeit ni but then a ṣa ń rí opportunity láti lo àwọn nǹkan náà kó yàtọ̀ sí rárá. Ká ní pé mo bá ń dúró dé kí n lọ sí, kí n tó lọ, kí n lọ boutique kí n tó lè máa wọ aṣọ ni. Boyà mí kò bá ti di èèyàn tó jẹ́ pé patá nìkan ni bàá máa wò ká ní ìsìn nítorí pé, eh, nígbà náà nítorí pé, eh, a ti lọ boutique ó máa ń ní emí lára. So mo ti rí oríṣìíríṣìí ìrírí, mo ti rí oríṣìíríṣìí ináwó tí mo ti ná sí ara, tí mo ti ná sí oríṣìíríṣìí nǹkan káàkiri àmọ́ mo máa ń rin ìrìn òkè ní ọjọ́ tí ó bá wáyé àmọ́ kì í ṣe gbogbo nǹkan tí mo lè máa ṣe ní ojojúmọ́ nítorí ọrùn ẹsẹ̀ mi àti pé mo ní phobia fún nǹkan òkè. Àìmọye ìgbà ni màá ti fẹ́ bọ́lẹ̀ níbi àwọn òkè bánkì yẹn tí àyà mí ó tún já garara tí màá tún wá ọ̀nà ọbòmíì lọ gbà wálẹ̀. Nígbà tó yágàn, mo padà ra ní ọ̀nà kan tí mo wo pé tọ́, o dábii pé ọ̀nà éleyìí safe tí màá máa gbà nítorí tí o bá ṣe ń bọ́lẹ̀, eré ni wà á bá bọ́lẹ̀. Kirikiri kirikiri kirikiri ni wà á sá bọ́lẹ̀ ní àtòkè. Kò mọ́ bá fi ení ṣubú àbí kò mọ́ bá ṣubú yakata sí ilẹ̀ ńlẹ̀. Wà á need láti sáré títí tí, tí o bá ma fi dé títí wá.

Kí ni àwọn nǹkan tí ó wà ní àpò owó rẹ? Èmi ò ní nǹkan kan nínú àpò owó mi nítorí pé mi ò kí ń sábà lo àpò owó. Báǹkì ni mo máa ń sábà tọ́jú owó sí. Bí ó bá ń ṣe bí titi bí ijọ́ mẹ́ta kan sí ìsinyìí tí mo bẹ̀rẹ̀ sí ń lọ sí ibi iṣẹ́ tí mo sì tí mi ò sì gbé mọ́tò lọ tí ó le pé mo ń wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Èmi kì í lo owó púpọ̀ púpọ̀ tó fi máa ń jẹ́ pé kí n wá máa lo àpò owó. Àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ púpọ̀ tí wọ́n ń lo àpò owó tí mo sì le ṣàlàyé ohun tí ó máa ń wà nínú àpò owó wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ǹkan àkọ́kọ́ tó máa ń wà nínú àpò owó gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ṣe jẹ́ òun náà ni owó. Wọ́n sì máa arrange rẹ̀ ni bí wọ́n bá ṣe ní agbára sí. Wọ́n ó bẹ̀rẹ̀ láti kékeré. Kékèké àwọn ni ó wà ní iwájú, wọ́n sì jẹ́ àwọn tó tóbi nínú wọn pé wọ́n wà ní ẹ̀yìn. Ní ìgbà tí a kéré gan, mo ní ọ̀rẹ́ kan ní ìgbà náà kò nílò àpò owó rárá nítorí pé yóò gbogbo owó tí ó bá wà ní ọwọ́ rẹ̀ tí ó yẹ kó fi jẹun àbí tó yẹ kí ó máa mú wá sí ilé ìwé, yóò mú ní ìkọ̀ọ̀kan ni yóò fold rẹ̀ bí o bá ṣe tóbi sí. Bẹ́ẹ̀ ló ṣe máa fold rẹ̀ sí ẹ̀yìn ra wọn. Tó bá ní bí i abi five thousand ní ọwọ́, yóò mú ohun gbogbo tó jẹ́ hundred naira àti fifty naira àwọn náà máa wà níwájú àtàwọn tó kù bó ṣe máa tẹ̀lé ra wọn ní yen díẹ̀ díẹ̀. Bí ó ṣe máa ń ṣe ni pé kò sí bí ẹ ṣe lè tọrọ owó lọ́wọ́ rẹ̀ tó máa wá ṣí owó mú jáde àbí tó bá jẹ́ pé ó ṣe mistake. Àmọ́ pé a wá ṣí owó mú jáde ni kò ní ṣe owó mú jáde torí ó ti mọ iye owó tó wà ní àpò òun kódà ó mọ ibi tó ń to ìkọ̀ọ̀kan sí. So tẹ́ bá ní ọ̀gbẹ́ni yá mi ní two hundred naira, yóò bọ́ sí yóò kọ́ ọgbọ̀n nínú àpò rẹ̀, á ká ní ìkọ̀ọ̀kan láti fi yọ sí ìtà. Ẹni yìí kò ní di àpò owó. Àfi ó wá di ìgbà kan ni mo rí pé tọ́, ó ti a ti wá ń dàgbà sí ni mo rí pé tọ́, ó bẹ̀rẹ̀ sí ń lo àpò owó. So nínú àpò owó rẹ̀ ní ọjọ́ náà lọ́hùn, ó máa ń ní owó gẹ́gẹ́ bí mo ṣe sọ yóò sì tó bí wọ́n ṣe tẹ̀lé ra wọn ní gbígbéra ga sí. Lẹ́yìn tó bá ṣe ìyẹn tán, a tún máa fi ID card, àwọn ID card rẹ̀ náà máa ń wà ńbẹ́ àti ATM tí a fi ń gba owó ní báǹkì. Àwọn ìyẹn jẹ́ nǹkan méjì tí ó tún máa ń wà nínú àpò owó rẹ̀. Ǹkan ẹlẹ́ẹ̀kẹta tí èmi máa ń rí nínú àpò owó rẹ̀ òun ni bí condom, rọ́bà ìdáàbòbò. Ó sì ní òun máa ń lo ilé yìí nítorí pé ibikíbi tí ẹ̀yà ìbálòpọ̀ bá ti bá òun kí ó mọ̀ dí pé bóyá òun ṣè máa wá ìdáàbòbò káàkiri. So òun mọ ní àpò owó ní ọwọ́ nítorí ǹkan bá òun. Mo sá à wò pé tọ̀ ó dá, kò sí wàhálà rárá. Gbogbo ilé yìí náà ni ó dá. So àwọn nǹkan tí èmi mọ̀ tí ó máa ń wà nínú àpò owó náà yìí. Àwọn ẹlòmíràn ma tún ń fi oríṣiríṣi details sí inú rẹ̀ bíi kí wọ́n kọ paper kí wọ́n fi ǹkan ṣe ǹkan tí wọ́n fẹ́ sọnù kí wọ́n tọ́jú rẹ̀. Àwọn mìíràn ń fi bí password wọn gan sì níbi tí ó ní agbára dé. Àmọ́ oríṣiríṣi ìrírí tí mo ti rí pẹ̀lú àpò owó ni ò jẹ́ kí ń wulẹ̀ dá mú ara mi púpọ̀ mọ́ lórí àpò owó nítorí pé ó máa ń sábà sọnù ní ọwọ́ tèmi ni. Kí n má sì wá máa pàdánù àwọn nǹkan tó jẹ́ ohun iyebíye púpọ̀ jù lèmi fi máa ń gbé àpò owó lẹ̀. So kàkà kí ń lo àpò owó, ń kó owó mi sí báǹkì àbí kí ń ní cash díẹ̀ torí ibi tí mo bá ti fẹ́ ra nǹkan màá béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ máa ń gba transfer. Ibi tí wọ́n bá tí ń gba transfer ni màá ti ra nǹkan. Ìgbà mí gan dẹ̀ ní nínú ọkọ̀, driver tó ń gba transfer ni èèyàn, ári pé ó gbéyàn kí èèyàn lè bá lọ rí-- kí èèyàn lè bá mọ ní wàhálà kankan àbí ìdíwọ́ kankan tí èèyàn bá bọ́lẹ̀ tán. Ó ti ẹ̀ máa ń pè é mi tí mo bá wọ ọkọ̀ tó jẹ́ pé wọ́n ń gba transfer. Kò ní sí pé bóyá àṣẹ tó ń wá change káàkiri, èèyàn kàn dá sí àkáǹtì ẹni náà ni yóò ti di lága. Lá rin ìṣẹ́jú kan sí méjì gbogbo wa ti túká. So, à, oríṣiríṣi nǹkan ni ó ti sọnù láti inú ọmọ òun owó. Bàbá mi náà ní àpò ọmọ owó ní ìgbà kan àmọ́ ọlá rí pé sísọnù yìí náà ni kò jẹ́ kí bàbá mi náà lo tìtì rẹ̀ náà mọ́.

Áhà, ṣé ẹ ri, àgbà ò ní tán ní orílẹ̀, ọpọlọ náà ò de ni tán ní àgbárí àwọn èèyàn. Láti ẹ̀ẹ̀kan ni mo ti ń wò pé á á bí mo ṣe ń ṣe kíní yìí, yóò mọ mú ara ro mí. Àmọ́ ní ṣinsin yìí ni mo ti wá já ọgbọ́n bí màá ṣe máa ṣe nísìn tí mo ti fi pillow tí mo ti fi ro apá mi tí mo dẹ̀ tún gbé fóònù mi náà lé pillow náà mọ́lẹ̀. Ki eléyìí ò ní jẹ́ kí kí ń má sọ̀rọ̀ sí ní ọ̀nà tó jìn sí fóònù, kò dẹ̀ tún ní jẹ́ kí apá náà máa ro mí àti ẹyin nítorí pé ọwọ́ mi ò dé ilẹ̀ ńlẹ̀ bí ó ṣe ń dé ilẹ̀ ńlẹ̀ láti ẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ tó ń fa kí apá máa ro mí sí iṣẹ́ tí mò ń ṣe. Àmọ́ báyìí ní sìn yìí tí mo wo recording mi, mo rí pé mo máa ní boya bií seven minutes already tí mo bá submit méjì sí báyen nisin, a máa ti pa á jù ẹ́ dé sí one hour. So a kú one hour tókù bẹ́ẹ̀. Àmọ́dé, jẹ́ jẹ́ ń ṣe márà-àrun tó yẹ kí ń ṣe so that a lè continue àwọn ìyí tó kù yẹn ní márùn-ún márùn-ún márùn-ún. A dẹ̀ ṣe kíákíá ni a ní a ṣe ni kọ́mọ n kóbe. So kí ni ìbéèrè tí ẹ béèrè lọ́wọ́ mi ní báyìí? Ẹ ní ṣé o máa ń ṣe ìmójú-- ìmúdójú jú ìwọ̀n software rẹ. Ẹ̀, à, ẹ mọ̀ pé software jẹ́ nǹkan tí ó kárí ayé ó ká oko. Tẹ́ eyìn bá ní ẹ̀yin ní software torí ó jẹ́ pé, lab gidi kọ́ ni wọ́n ti ṣe, mo wà very sure pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn èèyàn ó ti máa complain ní orí ayélujára. Although software jẹ́ nǹkan tí èèyàn gbọdọ̀ máa mójútó lòtọ̀ọ̀tọ̀ torí virus lè wá ń bẹ ní at any time. Ní sìnyìí àwọn ọ̀dọ́ àwọn òbí mi iná wọn ti kú bá. Àmọ́dé, èmi máa ń ṣe ìmúlò àwọn antivirus, mo dẹ̀ máa ń ṣe ki íńtánẹ́ẹ̀tì mi kí ó saná dáadáa tó jẹ́ wipé tí mo bá update system mi kò ní dà mí ní àmú kankan. Mo rí ní àná tí àwọn, ẹ́ẹ̀, teacher wọ́n ń ṣe wọ́n sọ òyìnbó nípa software wọn ní orí system tó wà ní inú library school tí wọ́n ń sọ pé bóyá kò tan mọ́ ni àbí ó ti crash ni. So púpọ̀ nínú ìgbà ni kò kí ń matter kí èèyàn try láti má update software. Áì jẹ́ bẹ́ẹ̀, èèyàn lè lose gbogbo administrative taski So kí ẹ sọ fún màmá pé tọ. Ìgbẹ́ gẹ́gẹ́ bí a ṣe sọ̀rọ̀ sí tẹ́lẹ̀ pé ǹ tí mo sọ nìyẹn pé èmi máa update software mi ní gbogbo ìgbà wo. Kódà mo ní laptop tí ẹ lè yẹ̀wò láti wò pé bóyá mo update system mi. Ìdí dè ni pé gbogbo ìgbà ni mò ń tan data lẹ̀, mo ti ní data tí màá lò tẹ́lẹ̀ for a while tí ò dẹ̀ jẹ́ kó rí bẹ́ẹ̀. So tí mo bá ń fi-- tí mo bá nílò pé tọ mo fẹ́ update software mi, màá kàn lọ sí orí site wọn bẹ́ẹ̀, màá dẹ̀ ṣe update rẹ̀. So ìyẹn náà tún da fún bí à mo fẹ́ chẹ́ẹ̀kì orin and the likes. Ṣé o ṣé ẹ dẹ̀ mọ̀ pé èmi ò ní fẹ́ kí ẹni tí ó ń bọ̀ kó ní irú experience tí èmi ní. So torí experience tí èmi ó burú jáì pẹ̀lú software. Mo ti ṣiṣẹ́ rí tó jẹ́ pé mo dẹ̀ máa tan system mi padà báyìí, gbogbo rẹ̀ sì ti crash, ó dẹ̀ lose memory. Mo wá ní ìdí láti máa parọ́ láti máa ṣe oríṣìíríṣìí kí n lè bá gẹ́tì iná tó oùń dọ̀ne. So, ẹ́ẹ̀, software jẹ́ nǹkan tó yẹ pé data nìkan náà ni oúnjẹ rẹ̀ kì í gbówó lọ́wọ́ èèyàn kì í gbó bí. Òun gan-an tí wọ́n ń ṣiṣẹ́ fún èèyàn ni ó sì máa ń jẹ́ kí èèyàn ní agbega dáadáa ní inú iṣẹ́. So ẹni bá mọ àmójútó software rẹ̀, ó gbọdọ̀ mọ bí wọ́n ṣe ń fi gbogbo ohun tó ní, ó gbọdọ̀ mọ bí wọ́n ṣe ń fi dè ọ́n. Tọ, kó ní Ọlọ́run kó, kó gbìyànjú, kó ṣànú wà, kó fún wọn dẹ́rùnrun, ẹ́ẹ̀, kini kini kan. Àmọ́ èmi dé, èmi ò ní wàhálà kankan bó tiè jẹ́ pé ooru ti ń kàn mi báyìí gidigidi. Àmọ́ mo ń try láti jìrákà láti gbìyànjú kí n já ojú one hour yìí kí n rí pé mo ṣe three hours sí èyí pé bó ti jẹ́ pé láti mọ́kànlá alẹ́ ni mo ti jí tí mo ti ń ṣe kíní. But then ni mo sáà dùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mò ń make a lot of positive improvement pẹ̀lú ohun tí mò ń ṣe. Ìnu témi náà dẹ̀ ń dùn pé ó ń yọrí sí dáadáa. Tọ, mo sá à ti fẹ́ dé èbúté ibi tí màá ti fi àdágbà ayé tó ti tẹ̀ mí yìí lọ sí. Mi ò dẹ̀ fẹ́ kí n tún jí láàárọ̀ kí n tún wá màà kó sí iṣẹ́ yìí ni mo fi ń ṣe kanra kanra ní òru yìí kí n lè bá.

Bẹ́ẹ̀ni, ìgbéjáde ní ẹnu iṣẹ́ ó ṣe kókó ó ṣe pàtàkì nítorí wípé tí ènìyàn bá ṣiṣẹ́ dé ibìkan tí orí rẹ̀ blank, ó nílò láti gbé ara rẹ̀ jáde. Kódà kó jẹ́ pé kó rùn ìgbásàmí àbí kó lọ mú kùnú tútù sí agbárí. Èèyàn ṣà gbọdọ̀ ní àwọn nǹkan kan tí wàá ṣe tí inú rẹ̀ ó mọ fi dùn sí ara rẹ̀, tí gbogbo àgọ́ ara rẹ̀ gan tí ó mọ fi ṣe yọ̀tọ̀ mí sí ara rẹ̀. So èmi mo ń fẹ́ràn kí èèyàn ní ìfẹ́ ara rẹ̀ torí ẹni tó bá ní ìfẹ́ ara rẹ̀ ló máa wò ó pé tọ́. Mo ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ mo nílò láti ṣe ìsinmi, mo ní láti fúnra mi ní ìsinmi tí ó pọ̀ jọjọ. So gbígbé ara ní jáde ní ẹnu iṣẹ́ kó ká ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ ó jẹ́ ẹni tí ó da púpọ̀. Ó máa ń fún àwọn tí wọ́n nídi kó ríyá ni kó ríyá wọn, ó sì máa ń fún àwọn tí wọ́n bàjẹ́ ní ìtọ́nisọ́nà tí ó dára. So mo máa ń gbé ara mi jáde ní ìgbà tí ó bá yẹ kí n gbé ara mi jáde. Mi ò n fi jẹ ara mi níyàrá rárá. Ó ti jẹ́ pé, rẹ mọ̀ pé owó kí nìkan ni fúnni, owó ni fúnni ni ẹ̀yin Yorùbá pè é. So èyí tí mo ń gbìyànjú láti sọ ni pé although gbogbo gbígbé jáde yìí kì í ṣe pé bóyá ẹni kan ni wọ́n sponsor rẹ̀, owó wa náà ni à ń lò. Àmọ́dé ṣe owó wa náà kó là ń ṣiṣẹ́ fún ṣe bí kálì bá a ná náà ni a fi ń ṣiṣẹ́. Kì í sá ṣe pé a fẹ́ sọ̀rọ̀ awadii ẹrú rẹ̀. Owó ẹrú owó wa kọ́ ni a jẹ́ owó wa náà là ń need pé kí a lè bá fi ṣe iṣẹ́ tí a fẹ́ ṣe. So Ọlọ́run mo jẹ̀ fẹ́ pé ó yọ ìgbàgbé kó lọ́rọ̀ mi, gbogbo ẹni tí mo bá jẹ olówó kó tètè jẹ́ kí wọn sì padà kí n tètè má san owó wọn nígbà tí Ọlọ́run ń ṣe àgbéga fún mi ní ìsinmi. So, èyẹn jẹ́ bó ṣe jẹ́. So ní ẹnu iṣẹ́ àìmọye ìgbà ni mo ti ṣe ìgbéjáde fúnra mi. Ọ̀dọ̀ òní gbogbo ìgbà yẹn àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mọ irun tí mo lè dá ní àrà pẹ̀lú owó. So Wón mà ń wò mí bí ọmọdé tí kò nídìí nǹkan kan tí ó lè fi wẹ gan. So lẹ́nu kan dé, ìgbà tí ìgbẹ́ ìgbéniga tí ó bẹ̀rẹ̀ sí ń ṣẹlẹ̀ ní ọ̀rọ̀ ilé ayé mi ni mo rí pé tọ́ àìmọye ìrìn àti àìmọye nǹkan ni mo ní ìdí láti cut off from people so that wọ́n lè ní ultimate access from me. So mo sá wà wò kí kí ni ìtú wọn lè gbé wò díwọ́ pọ̀ tí ibi system wọn gbogbo ẹ̀ pátápátá ni mo ti yẹ̀wò ni mo ti rí pé kò sí tó lè ṣe àǹfààní fún mi báyìí báyìí. Àmọ́ tí wọ́n ń sọ̀rọ̀ ìgbéniga ní ẹnu iṣẹ́, ẹ mọ yànà náà rẹ dáadáa. Ìgbéniga ní ẹnu iṣẹ́ gbọdọ̀ wá láti ọ̀dọ̀ ọ̀gá pátápátá. Bẹ́ẹ̀ náà ni ìgbéjáde ní ẹnu iṣẹ́ ṣe gbọdọ̀ wá láti ọ̀dọ̀ ẹni tí ó fẹ́ gbé ara rẹ̀ jáde náà. Tàn tó bá mọ̀ pé tọ́ yàrá kan ń ṣàlù ọ̀ọ́ àbí rí nǹkan kan tó yàtọ̀ sí ti tẹ́lẹ̀, ó lè jẹ́ kí etí mi gbọ́ kí ó tó sọ̀rọ̀ fún ẹni kankan kí n lè bá a láìní ọ̀yẹ́ tó bá jẹ́ pé ẹni tí mò lè ya ní ọ̀yẹ́ ní orí ni. Tó bá dé jẹ́ pé tọ́ Catholic, kí ni wá ni? Ìdí pé tọ́ ẹni báyìí báyìí báyìí báyìí báyìí tẹ mọ̀ báyìí o, ó ń ṣe nǹkan míì tí ó lòdì sí ẹ̀sìn wa àbí òfin Ọlọ́run. Kí ni ká ṣe fún un? Wọn á béèrè lọ́wọ́ mi pé irú ẹni wò lé ní náà? Ó lè wá jẹ́ pé èmi náà ni ẹni tí wọ́n wà, ó sì lè jẹ́ pé èmi kọ́ ni ẹni tí wọ́n ń wà. Àwọn wọ́n mọ ara wọn dé, èmi náà sì mọ ara mi. But then kí wà ni mò ń sọ kọ̀tọ̀kọ̀tọ̀ lẹ́nu sí láti ẹ̀ẹ̀kan. Wọn ní pé ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ ni mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ especially tí mo bá fẹ́ jẹun. So màá gbé ara mi jáde mo lè lọ sí Taiwo kí n lọ jẹ àmàlà àbí Sawmill jàre Mo dẹ̀ lè lọ sí ibo míràn tó tún dà jú ibẹ̀ yẹn lọ. So ohun tí ọkàn mi bá gbé wá níjẹ́yìn pé kí n jẹ́ ní má sì jẹ́. Nítorí ìdí lè ni pé nítorí pé ọkọ̀ mi ó fi mí sí ilẹ̀ pẹ̀lú nǹkan gidi, pẹ̀lú owó, pẹ̀lú ọlá, pẹ̀lú ọlá ààlà àti àrisiki Gbé ó máa ń dùn yàn gan, àmọ́ ṣá, èyẹn a sá ṣe dé ẹ ṣe náà ni nítorí ẹ̀mí wà nílẹ̀ tí ó yẹ kí ẹ̀mí má protest pẹ̀lú gbogbo ohun tó bá wù so that àwọn ọmọ kan kan ni rọ́lù ẹ ní ibi tí ó yẹ kí wọn ti rọ́lù ẹ tí wọn wà níbí ọ̀rọ̀ kan kan sọ sí wọn. So ìdí yẹn pé èmi fi ní bóyá ká fi ṣe time.

Kò sí ohun tí yóò mú mi ní ìfẹ́ sí ǹkan kan tó bá ti ní ǹkan pẹ̀lú ìgbóná jẹjẹ. Mo mọ̀ pé water heater ni ẹ ń sọ̀rọ̀ ń pa àbí boya kó jẹ́, ẹ́, kí ni wọ́n ń pè, electric jug. Àmọ́ èmi ò ń lo ìkankan nínú yàrá mi. Nínú kitchen ni mi ni méjèèjì wà. Ẹ̀, mi ò ti o tie wá ní water heater gan nínú kitchen mi torí pé ibi tí mo wà ní bíbàyí àwọn kínni ní wọ́n ń lò. Àwọn ilé arúgbó ni wọ́n fi kọ, wọn kò ní ìkọ́ tí àwa ọ̀dọ́ isìn tà fi ń kọ́ àwọn ilé tá wà ń lò nísìínyi. So èmi mo dẹ̀ ti rí pé bí ó ṣe ń lọ yìí gan. Ọlọ́run ń ṣe, ẹ́, àmójútó ọ̀pọ̀lọpọ̀ ǹkan tí a ń rà sí àwọn ilé wa. So, ẹ́, bi mo ṣe ń bá bọ̀ ní àti ìjọ yìí ni pé mò ń múra sí ìnáwó, mò ń ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe gẹ́gẹ́ bí ọkọ, mo dẹ̀ ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí n ṣe. Mo dẹ̀ rí pé oríṣiríṣi ìtẹ̀síwájú ni mo ti tẹ̀síwájú ní ilé ayé mi. Báyìí nísìínyi bá ṣe ń sọ̀rọ̀ yìí, mo rí pé this is the last recording tí mo plan pé kí n ṣe kí ó fi ku one hour tẹ́lẹ̀. Àmọ́ báyìí nísìínyi mo ti fẹ́ bẹ̀rẹ̀ another street hunt fún another fifteen probably twenty or one hour recording. So báyìí nísìínyi bá ṣe ẹ̀ ń gbó mi dáadáa. Tẹ bá ń gbó mi ní kété kété ọ̀nà márùn-ún ni a fẹ́ record sí báibáíbái tí a sì gbọdọ̀ ṣe kí ó jọjú. Tí mo bá dẹ̀ ti record ẹ̀tàn tí battery mi bá ti lọlẹ̀, màá tún lọ jókòó, màá tún lọ continue recording ní orí ìjókòó nítorí kò ṣe é dúró wò. A gbọdọ̀ mú result dé ilé ni. Ó dẹ̀ ti, ó dẹ̀ ti di dandan bẹ́yẹn. So mo ti ń bẹ̀rẹ̀ ìgbáradì fún, ẹ́, exam mi tí mo fẹ́ ṣe ní ẹnu iṣẹ́. Mo ṣe test ẹ̀ ní last year tó dẹ̀ jẹ́ ìjọ convocation mi ni ìyén bọ̀sí. So exam ni mo fẹ́ ṣe báyìí, mo dẹ̀ ti ń ṣe ìgbáradì díẹ̀díẹ̀ fún un. Mo ti ń kọ́ àwọn terms tí màá máa lò ní ẹnu iṣẹ́ torí a tún máa ṣe physical interview ní ọjọ́ kan ọjọ́ kan. So láti ìjọ yìí ni mo ti wà ní ẹnu iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́. Mo dẹ̀ ti gba ìgbéga ní ẹ̀ẹ̀kan ṣoṣo ẹlẹ́ẹ̀kejì ni mo ti fẹ́ gbà báyìí. So mo dẹ̀ ń lọ sí level ten náà nìyẹn, ó ti di kẹ́rẹ̀kẹ́rẹ̀kẹ́rẹ̀. Mo ti ń di ọ̀gá bọ̀ náà nìyẹn bó ti ẹ̀ jẹ́ wípé àwọn tó ń jẹ́ senior mi ní ọ̀gá wọ́n wá rí fún mi, wọ́n dẹ̀ fẹ́ràn bí mo ṣe mọ iṣẹ́ ṣe nínú wọn, wọ́n mọ̀ ń dùn ni tán bá rí mi. Àwọn dẹ̀ mọ̀ pé àwọn ọ̀gá mi tí mo fojú jọ, àwọn ọ̀gá wa pátápátá wọn ò nífẹ̀ẹ́ wọn ni, ìyẹn náà kún tí wọ́n ti fi ń victimize mi. So bí mo dẹ̀ ṣe ń bá ẹni yìí sọ̀rọ̀, mo mọ̀ pé ó ní Bámidélé lára. Àmọ́ ohun, ìnira tí Bámidélé ó wà títí yóò fi kú náà ni. Kò ní ní ìgbádùn, yóò maa ní ìníra ni. Ohun gbogbo tí ó bá lòun gba owó yìí lé lórí, kò ní bá a yo rí sí rere, kò sí bí ó ṣe fẹ́ rí. Yóò mọ ìyọ̀rí sá'burú ni torí ó fẹ́ kí wọn pa mi ni gbólóru. Ó wà burúkú tí ó ń wò pé, hùn, ẹ́, tó bá-- torí pé mo ń farasú mọ́ àwọn ẹni kan, òun ò ní, in fact, àwọn èèyàn ni àgbàradé. Àmọ́ ó, kò sí wàhálà, kò sí ìṣòro rárá ní gbogbo ibi tí a bá ṣà lọ. A rí pé tọ̀, à ń ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́. Àwa náà dẹ̀ ń fún wọn ní respect tí ó yẹ kí a fún wọn, a ò ní rúdi sí wọn. Àmọ́ a ò ní gbà láti sún mọ́ wọn náà ni. Nítorí ẹni bá sún mọ́ e-esu, ó gbọdọ̀ fọwọ́ gígùn rẹ̀ bí kí ni wọ́n ń pe? Ó gbọdọ̀ fi síbí gígùn jẹun. Ni ọjọ́ kìíní àwòn tí oríṣiríṣi ìgbóná jẹjẹ tó ń ṣiṣẹ́ sí mi nígbà tí Gada àti CFA tí wọ́n bẹ̀rẹ̀ rọ̀dọ̀nrọ̀dọ̀n won ní ìgbà náà, àwọn náà dà leni. Nígbà náà tí mo sọ pé tọ̀, gbogbo ọmọdé ò ṣiṣẹ́ fún gbọdọ̀. Kò sí bí ó ṣe fẹ́ rí. Gada ò lè maa ní kí CFA wá maa pín ìpín nínú owó báyìí. Yóò sì gba dáadáa tí ó bá ti ní investment tó lè pa owó wálé fún un. Tó bá yẹ pé ọmọ àti ìyàwó náà ni ó padà fọ́ ọ sí, kódà ẹ̀mí rẹ lè mọ́ gùn mọ́, ìyẹn ni CFA. Àmọ́ ní Gada ń ti ẹ, òun sì wa ńbe, òun sì ń jẹ́ mula e. Kódà ó fẹ́ dé CFA, eleyii to sẹ́ dé ìmọ́lẹ̀ àmọ́ Ọlọ́run ò ní gbà fún un. Mo dẹ̀ wà veri sure wipé vẹ̀ri sùn boya ti ẹ̀ gan, ó ti wà nílẹ̀ báyìí. Kí kì í ṣe pé wẹ́á tí kún àbí ti síta hun. Wẹ́á kan fo ceremony. So aṣá ń dúró ká gbọ́ èsì àbí ká gbọ́ update ṣá. Anyway, màmá ra.